Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn lóòrèkóòrè. Ni gbogbo ìparí ọ̀sẹ̀, láàárín ọ̀sẹ̀ àti ọjọ́ Sunday, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa torí Kristẹni ni mí, ẹlẹ́sìn ìgbàgbọ́. Mo máa ń lọ láti jọ́sìn pẹ̀lú àwọn èèyàn Ọlọ́run. Mo òṣìṣẹ́ dèétù ni mí nilé ìjọsìn. Mo máa ń ṣiṣẹ́ ní ibi tí wọ́n ti ń ya àwòrán nǹkan tó ń lọ ní ilé ìjọsìn táa dẹ̀ fi sí orí íńtánẹ́ẹ̀tì káwọn èèyàn tí wọ́n sí ń tò sí, àwọn tó wà nílé lóko lọ́jà kó ba lè rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilé ìjọsìn ní ọjọ́ yẹn. Tí n bá lọ, mo máa ń jọ́sìn pẹ̀lú àwọn èèyàn Ọlọ́run. A máa kọrin ìyìn, a máa kọrin ọpẹ́, a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, pẹ̀lú àtilẹ́yin àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ nínú bíbélì. Mo dẹ̀ máa ń kó àwọn ọmọ mi lọ náà. Èmi àti àwọn ẹbí mi ni a jọ máa ń lọ sí ilé ìjọsìn láti lọ sin Ọlọ́run.

Mo fẹ́ràn àwọ̀ purple àti white, èyí ta n pé ní funfun. Mo fẹ́ràn ẹ̀ tí bá wọ̀, ó máa ń fún mi ní, ó máa ń jẹ́ kí inú mi dùn. Bákan, ó máa ń gbọ́kàn mi, ó máa ń jẹ́ kí, kí n rẹ́rìn-ín, kòn jẹ́ kí n bínú, ó máa ń tù mí lára. Bákan bákan mi ò lè júwé pé bó ṣe máa ń ṣe mí ní iyì bọ̀. Mo fẹ́ràn ẹ̀ tí ń bá rí lára mi, màá kọ̀ máa rẹ́rìn-ín ṣinṣinṣin ni. Mi ò ún tètè bínú torí ẹ̀ mo máa ń ṣọ́ra fún àwọ̀ tí ẹ̀ máa ń wọ̀

Ìkọ̀wé àti ìwé ló ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi gẹ́gẹ́ bí olùkọ́. Láìsí ìwé, mi ò lè kọ́ àwọn ọmọ ilé ìwé. Láìsí ìkọ̀wé, mi ò lè kọ nkán sórí pátákó láti ṣàlàyé nǹkan tí mò ń gbìyànjú láti kọ wọn. Ìwé ló máa jẹ́ kí a lè ka nípa ìmọ̀ àti òye tí a fẹ́ kọ́ akẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n tó bá sí ìwé, mi ò lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ mi. Tó bá dẹ̀ sí ìkọ̀wé náà láti kọ nkán sílẹ̀ tàbí láti ṣàlàyé ǹkan sójú pátákó fún wọn lẹ́kunrẹ́rẹ́, mi ò lè kọ́ àwọn ọmọ ilé ìwé mi dáadáa. Nítorí náà, ìwé àti ìkọ̀wé ló ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi, ní iṣẹ́ tí mò ń ṣe gẹ́gẹ́ bí olùkọ́.

Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi. Mo ní ìho etí méjì. Èyí tí wọ́n lu fún mi nígbà tí mo wà ní ìkókó àti èyí tí èmi fúnra mi lu nígbà tí mo ti bàlágà tí mo ti dàgbà. Èyí to n lu fún mi ní ìkókó mi ò mọ bó ṣe rí torí mo si kéré. Mi ò lè sọ pé báyí ló ṣe ri, ṣùgbọ́n èyí tí mo lu nígbà tí mo ti bàlágà tí mo ti tójú bọ́, ó ń dùn yan gan. Mi ò ní parọ́, ó ń dùn yan gan ni. Ọ̀rẹ́ mi ní ilé ìwé ẹ̀kọ́ gíga ló bá mi lú nígbà náà. Kó tó lù okọ́ fi òrí, ó fi sọwọ́, ó fi pa ibi tó fẹ́ lu, ó rá rá rá rá rá títí tí ibẹ̀ fi fẹ́lẹ́, tí ibẹ̀ dẹ́ gbóná bó ṣe ṣe tán ló kí nǹkan tó fẹ́ fi dálù ló kí bọ̀. Mo pariwo, mo pariwo gan, mo búṣo láṣọ. Nígbà tó kí bọ̀, ẹ̀jẹ̀ díẹ̀ ló yọ. Ó sì mú òwú, ó fi nu ẹ̀jẹ̀ náà. Ó de sọ fún mi wipé kí n má yọ nǹkan tóun fi dá lù yẹn fún iwọ́n ìgbà díẹ̀, fún ọjọ́ mélòó kan. Lẹ́yìn náà ó ní kí n máa fi òrì síi pé ibẹ̀ ò gbọdọ̀ gbẹ kí n máa fi òrì pa ibẹ̀ lójoojúmọ́. Mo ṣe é fún bí ọjọ́ mẹ́ta sí mẹ́rin. Lẹ́yìn ìgbà yẹn ibẹ̀ ti jiná, kò ṣomi, kò yọ ẹ̀jẹ̀, kò ṣe oyún. Ibẹ̀ ò dáa. Dení yi ìho méjì náà ló dẹ̀ wá létí mi tí mo máa ń fi yẹtí sí i. Kò fún mi ní wàhálà kankan.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí n máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú, mo fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀. Ìgbà mín tí n bá fẹ́ wọ ọkọ̀ òfurufú gan, tó bá ń ṣe ìjókòó tó wà lẹ́gbẹ̀ẹ́ fèrèsé ni wọ́n fi mí sí, mo máa bẹ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tó jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé náà wípé kójọ kó jẹ́ ká pàrọ̀ ìjókòó kí n ba lè jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé náà. Kí ni ìdí? Nítorí mo máa ń fẹ́ràn láti máa wo ìta bí ọkọ̀ òfurufú náà ṣe ń lọ sókè, bí gbogbo ilé ṣe ń kéré, kéré, kéré, kéré, kéré títí tí mi ò fi ní rí mọ́. Àbí tó bá dẹ̀ fẹ́ balẹ̀ náà láti ojú òfurufú tó bá fẹ́ balẹ̀, mo máa fẹ́ràn kí n máa wo ìta kí n máa rí bí mo ṣé, bí àwọn ilé yẹn ṣe máa ń tóbi, tóbi, tóbi táa máa kúrò ní òkè wá sílẹ̀, bó ṣe máa máa lọ sílẹ̀ yẹn, mo máa ń fẹ́ràn áti máa wò, àti mo máa ń fẹ́ràn kí n máa wo bí òfurufú ṣe rí tí a bá ti wà lókè òfurufú, mo máa ń wo bí gbogbo ẹ ṣe rí, gbogbo ẹ bó ṣà ṣe máa ń lọ, bó ṣe dúdú, bó ṣe n funfun, bí ilẹ̀ ṣe ń ṣú, bí ilẹ̀ ṣe ń mọ́ ni mo máa ń fẹ́ràn áti máa wò. Nítorí ẹ ni mo ṣe fẹ́ràn láti máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé tí n bá wọ ọkọ̀ òfurufú.

Kí ni ó máa ń mú mi rẹ́rìn? Tí wọ́n bá ń ṣeré ìtàgé lórí tẹlifíṣàn tó ń pani lẹ́rìn, àbí táwọn ọmọ mi bá ń ṣeré, àbí tí wọ́n bá ń sọ àwọn ọ̀rọ̀ ọmọdé, àwọn àṣàrò ọmọdé, ó máa ń pami lẹ́rìn. Tọ n bá dẹ̀ na mí lówó náà, a! Mo máa n rẹ́rìn dáadáa, eríǹ tàkìtì tó wọ́ bá wà, màa rẹ́rìn dáadáa. Ṣùgbọ́n eré ìtàgé tí ó rí tẹlifíṣàn, òhun ló máa ń mú mi rẹ́rìn dáadáa tọ n bá ti ń pà eeyàn lẹ́rìn. Bí àwọn eré apanilẹ́rìn tí wọ́n máa ń ṣe lẹ́kànkan àbí ta bá wà n ibi iṣẹ́ náà táwọn eeyàn ń ṣe yẹ̀yẹ́, nǹkan yẹ̀yẹ́ ló máa ń pami lẹ́rìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Rárá, èmi kò fẹ́ràn iṣẹ́ ìta gbangba torí iṣẹ́ ìta gbangba le fa àìsàn sí yàn lára. Tí yàn bá pẹ́ níta gbangba atẹ́gùn le wọ̀ yàn lára, kì í ṣa tẹ́gùn nìkan, òòrùn, òjò, àwọn ìdọ̀tí pańti, gbogbo ẹ lò máa máa fẹ́ sí yàn lára tó lè fa àìsàn. Mi ò dẹlẹ̀dí àti ṣàìsàn, mi ò, mi ò, mi ò ṣe tán àti máa lọ sílé ìwòsàn kí wọ́n máa gún mi lábẹ́rẹ́ kí dókítà òyìnbó máa kógun oríṣiríṣi tó máa ń korò fún mi. Nítorí náà mi ò fẹ́ràn láti máa ṣiṣẹ́ ìta gbangba. Rárá, mo fẹ́ràn kí n wà ní ọ́fíìsì mi níbi tó jẹ́ inú ilé tí atẹ́gùn àlàáfíà ń fẹ́ mi tí màá le ṣiṣẹ́ mi dáadáa bó ṣe yẹ kí n ṣe. Kì í ṣe eyi tó jẹ́ pé màá máa ronú pé òòrùn ń pa mí o àbí ǹkan kan lè ṣẹlẹ̀ àbí òjò ti fẹ́ro kí máa sáré máa palẹ̀ mọ́ kí máa wá ibi ibojì àbí abẹ́lé kan láti forí pamọ́ sí. Rárá èmi ò ṣe tán àti máa ṣẹ́ sárẹ sókèsódò láti máa forí pamọ́ síbi kan torí mò ń ṣiṣẹ́ ìta gbangba.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Nígbà mí tí ń bá wà lórí fóònù mi, mo máa ń rí àwọn ìpolówó ọjà kànkan. Tí ń bá dé ti rí èyí tó bá wùmí, màá yẹ àwòrán rẹ̀ wò lọ́kànkan. Màá yẹ̀ wò bóyá èyí tó jẹ́ ayédèrú ni àbí èyí tí owó rẹ̀ gara ju iye tó ń ta lọ́jà. Ṣùgbọ́n tówó rẹ̀ bá ṣe dédé àbí tó ṣe rẹ́gì pẹ̀lú iye tí mo mọ̀ pé ó yẹ kí nǹkan yẹn jẹ́, nígbà yẹn mà wá wò ó dáadáa. Màá farabalẹ̀ wo nǹkan náà, màá wo bóyá kìí ṣe ayédèrú èèyàn náà lẹni tó fẹ́ tàá, bí ẹni náà ó jẹ́ ẹni tí mo lè bá dówò pọ̀. Tó bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni, màá pe ẹni náà tí nọ́mbà ago ìpè é bá wà ńbẹ, màá pe, màá bá sọ̀rọ̀ kí mọ bí mo ṣe lè sanwó àbí bí mi ò ṣe lè sanwó. Tó bá dẹ̀ jẹ́ through ímeélì náà ni, màá ṣe ti íméelì náà láti sanwó àti láti ṣe nǹkan ètò tó yẹ kí ń ṣe kí ń bá lè rí nǹkan náà rà. Bẹ́ẹ̀ni, mo máa ń ra ọjà ní orí Íńtánẹ́ẹ̀tì.

Ọjọ́ Àbámẹ́ta ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀. Ọjọ́ Àbámẹ́ta jẹ́ ọjọ́ kẹfà nínú ọ̀sẹ̀. Ni ọjọ́ náà, nígbà náà torí mo fẹ́ràn rẹ̀ nítorí mi ò kí ń lọ ibi iṣẹ́, mo máa ń wànlé, àwọn ọmọ mi náà wọ́n ò kí ń lọ sí ilé ìwé, bàbá wọn náà kò ní lọ sí ibi iṣẹ́, gbogbo wa máa wà lé, ojú máa pé, ó máa ń jẹ́ kí n ráyè ṣe nǹkan tí ń bá fẹ́ ṣe, ó máa ń jẹ́ kí ń sùn, ó de máa ń jẹ́ kí n rìn lọ jáde lọ wo àwọn ìyá mi àti bàbá mi àbí tí ń bá ní òde, ó máa ń fún mi láyè láti lọ. Ni ọjọ́ náà ni máa dẹ̀ tún fọṣọ nígbà mi. Ìgbà mi náà mo máa lọ sọ́jà láti lọ ra nǹkan sílé gẹ́gẹ́ bí ìyàwó ilé, mo máa lọ ra àwọn nǹkan tí a nílò nílé. Torí náà ọjọ́ Àbámẹ́ta, òhun ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀. Mo fẹ́ràn rẹ̀ gan àn ni. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà oorun gan ni máa ń fi ń sùn, mo máa sùn máa ń nà tọn tọn. Àwọn ọmọ mi, mi ò ní jẹ́ kó wá se ṣeré láyiká mi, mo máa fi wọ́n sílẹ̀ láyé ara wọn, àwọn náà á fún mi láyè mi láti sùn torí ara ń fẹ́ sinmi. Gbogbo ìgbà kọ́ ni i kòokó janjan, ara ló máa ń fàbọ̀ sí. Torí náà ọjọ́ Àbámẹ́ta ni mo fẹ́ràn jù.

Ibi tó wù mí kí n tí lọ lo ìsinmi mi ní òkè òkun, àbí ibi tí ó jìnnà sí ilé díẹ̀. Nítorí á fún mi láyè láti lè sinmi dáadáa tí m bá sí láyìíká ilé mi, àbí tí mo bá lọ sókè òkun, màá tún lè rí bí ìlú imìíràn ṣe rí. Màá lè rí bó ṣe ń ṣe ǹkan kò ní jẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́. A jẹ ìlú tó yẹ́ pé màá kọ̀ tí lọ sinmi òkè òkun. Bí i ìlú, ìlú United State of America, màá like atí lọ síbẹ̀ kí n lọ lo ìsinmi mi láìsí wàhálà, láìsí jọ̀gbọ̀n, láìsí dáàmú kankan látọ̀dọ̀ ẹnikẹ́ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ nítorí èèyàn ò gbọdọ̀ fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀ wá jẹun. Kí ì tí ẹ̀ ń ṣe bí èmi tó jẹ́ ìyá ilé ni mí tí mo ní ọmọ tí mo ní ọkọ, tí mi ò bá fi owó pamọ́ tí bá fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀ wá jẹun, tí àwọn ọmọ bá nílò owó àbí tèmi náà nílò owó àbí tí ẹbí mi àbọ̀ọ̀rẹ́ bá nílò owó, báwo ni mo ṣe fẹ́ rí owó fún wọn àbí rí owó náà? Èèyàn ò gbọdọ̀ fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀ wá, kó owó sẹ́nu láti jẹ. Èèyàn gbọdọ̀ máa fi owó pamọ́. Nítorí náà, mo máa ń fi owó díẹ̀ díẹ̀ pamọ́ nígbà mí sí ilé-ìfowópamọ́sí àbí ní ilé ní yàrá, ní inú ibi tí mò ń káṣọ́pámọ́sí àbí nǹkan, mo máa ń fi àwọn owó díẹ̀ díẹ̀ pamọ́ síbẹ̀ fún lílò lẹ́ẹ̀kan kan lọ́jọ́ ojojúmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Léèní ta n sọ̀rọ̀ yìí, mo yìí lọ rí dókítà, mo yìí lọ sí ilé ìwòsàn nítorí fún bí ọjọ́ mélòó kan, ọjọ́ méjì àbí mẹ́ta sẹ́yìn, ara ti ń ṣe mí bákan tó bá dọ̀wọ́ irọlẹ, orí a máa fọ́ mi, òtútù a máa mú mi, mo má-- mi ò kí ń rorún ń sùn, mi ò kí ń le jẹun dáadáa. Mo wàá wo pé bóyá ibà ló ń ṣe mí àbí bí a múdẹ̀ tí fẹ́ra kù ni àbí nǹkan mí ì ni. Nítorí ẹ, mo lọ sí ilé ìwòsàn bí mo ṣe ń bọ̀ láti ibi iṣẹ́, mo yà ní ilé ìwòsàn láti rí dọkítà. Wọ́n fún mi ní òògùn nígbà tó ṣe àyẹ̀wò ara mi. Wọ́n ní ibà ni mo ní wọ́n gba ẹ̀jẹ̀ mi, wọ́n fi ṣe àyẹ̀wò ara mi, wọ́n bèrè oríṣiríṣi ìbéèrè èyí tí mo dáhùn. Lẹ́yìn náà, wọ́n fún mi ní abẹ́rẹ́, wọ́n fún mi lógùn, wọ́n dẹ̀ ní kí n lọ lò òògùn náà, òògùn ara ríro pẹ̀lú òògùn ibà. Wọ́n ní kí n lò ẹ̀ẹ̀mẹ́jì lójúmọ́ àti òògùn ara ríro náà ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ fún ọjọ́ mẹ́ta ni òògùn méjèèjì tó fún mi. Mi ò tíì lò ṣùgbọ́n alẹ́ ni màá bẹ̀rẹ̀ sí máa lò. Nítorí náà, mo ti lọ rí dókítà láìpẹ́ èyí tí ó ṣe ọjọ́ òní.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè video lọ́pọ̀lọpọ̀ especially pẹ̀lú àwọn òbí mi, àwọn ẹ̀gbọ́n mi tó wà ní òkè òkun tí wọ́n ò sí ní agbègbè ibi tí mo wà. Mo máa ń ṣe ìpè fídíò àwọn ọmọ mi náà tó wà ní ilé-ìwé tí mi ò kí tí wọ́n ń lọ láti ilé tó jẹ́ ilé-ìwé lọ́ńgbẹ́. Mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú wọn lóòrèkóòrè. Ó máa ń jẹ́ kí n mọ àlàáfíà wọn, kí n rójú wọn. Bí mo bá tiẹ̀ lé eeh fọwọ́ kàn wọn tí a lè fojú kojú, ó máa ń jẹ́ ká ríra wa, ká gbọ́ra wa, ká mọ àlàáfíà ara wa, ká mọ ba ṣe ń dàgbà sí i, bójú wa ṣe rí, bí gbogbo nǹkan ṣe ń lọ, bi ádùgbò ibi ta wa ṣe rí. Nítorí náà bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìpè fídíò lọ́pọ̀lọpọ̀. Mo dè máa ń ṣe é lóòrèkóòrè.

Ìyẹn ti pẹ́ gan o tí mo lọ sí ilé ìkàwé kẹ́yìn, ṣùgbọ́n mo máa ń kàwé nínú ilé o, ṣùgbọ́n mi ò tíì lọ sí ilé ìkàwé èyí tó wà níta àbí ti tó wà ní àwọn ilé ìwé kankan bẹ́yẹn. Ó, ó ṣe díẹ̀. Ìgbà tí mo wà nílé ìwé ẹ̀kọ́ gíga ni mo lè sọ pé mo lo i-i-ilé ìkàwé kẹ́yìn. Iyẹn dẹ̀ ti kọjá ogún ọdún sẹ́yìn tí mo ti ṣe tán nílé ìwé gíga. Ó pẹ́ tí mo ti ṣe tán nílé ìwé gíga bí ogún ọdún sẹ́yìn. Ìgbà yẹ ni mo lè ní mo wọ i-i-i-i-ilé ìkàwé kẹ́yìn láti lọ kàwé, ṣùgbọ́n ìyẹn ò ní mi ò kín kàwé o. Mo máa ń kàwé nínú ilé mi, nínú yàrá mi, àbí níbi iṣẹ́ gan. Mo máa ń kàwé lẹ́kànkan tí ayé rẹ̀ àbí tá ń fàá ní ẹ̀ bá yọ.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se oúnjẹ lọ́pọ̀lọpọ̀ gan. Tí ẹ bá dẹ̀ to oúnjẹ mi wò, ẹ lè géka yin jẹ ẹtẹ, ẹ̀ ge awọn yín jẹ ni. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo mọ bó ṣe ń ṣe ní ilé ìdáná. Ọ̀pọ̀lọpọ̀ láti orí ìrẹsì ni o. Ìrẹsì àtàtà díndín ni o, àbí ẹja díndín, àbí ẹran. Mo mọ iṣu sè, mo lè dín ẹyin, mo lè se oríṣiríṣi nǹkan, mo lè dín àkàrà, mo lè po ògì. Mo mọ bó ṣe ń se ẹja to je pé tí ń bá ṣe ẹja arọ̀ fún yín, olómi ata, à ẹ gbádùn, ẹ gé ka yin jẹ. Ìyẹn nìkan kọ́. Mo lè yí pọ̀nmọ́ lata, mo lè ṣe inú ẹran, mo mọ n ṣe ọbẹ̀ oríṣiríṣi. Ọbẹ̀ aláta díndín, ìrẹsì pẹ̀lú ọbẹ̀ atamàsẹ́ mo lè sè é dáadáa. Mo lè se ọbẹ̀ ẹ̀fọ́, ẹ̀fọ́ àti úgú pẹ̀lú ẹ̀gúsí mo lè ṣe, ewédú àti omi ọbẹ̀ mo lè ṣe, mo lè ṣe gbẹ̀gìrì, mo lè ṣe ọ̀gbọ̀nọ̀, mo lè ro àmàlà, mo lè tẹ̀bà, mo lè ṣe àgbàdo. Oríṣiríṣi oúnjẹ ni mo mọ sè. Ilé oúnjẹ tó wá láti ilẹ̀ Yorùbá mo lè sè é dáadáa lẹ́kunrẹ́rẹ́. Ó jẹ́ tí ẹ bá jẹ́ báyìí, ẹ gé àwọn jẹ, ẹtì ẹ ní lè jẹ́ tán ni torí ó máa pọ̀ gan ni. Kò sí èyí tí mi ò lè sè. Ẹ ṣa ti gbé wá, ẹ fún mi láyè, màá ṣe é fún yín, tó dè máa dùn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò oorun sara tí ń bá fẹ́ jáde ní ọ̀sán nínú oorun, torí mi ò fẹ́ jẹ́ kó oorun ba awọ mi jẹ. Torí dókítà òyìnbó ti sọ fún mi rí wípé oorun máa ń ba awọ ara jẹ tí a bá lo ìdáàbòbò oorun yìí fi pa ara. Ka tó jáde nínú oorun, ó dẹ̀ lé fa àrùn jẹjẹrẹ táwọn olóyìnbo ń pè ní cancer of the, cancer ara. Nítorí náà, mi ò fẹ́ ní cancer ara, mo máa ń lo ìdáàbòbò oorun kí n tó jáde lọ sínú oorun lọ́pọ̀lọpọ̀ ìgbà. Tó bá ń ṣe ọ̀sán, tó oorun bá yọ, ìgbà yẹn ni màá ń lo, ṣùgbọ́n tó bá si oorun, mi ò kí ń lo fi pa ara.

Rárá, mi ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́ torí mi ò ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ìròyìn. Ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, ilé iṣẹ́ tó ti ń kọ́ ọmọ ní ìwé kíkọ́ àti kíkà ni mo ti ń ṣiṣẹ́. Mi ò kí ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ìròyìn. Nítorí náà, mi ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́. Ìwé àti ẹ̀kọ́ àti ìmọ̀ ni mo máa ń kọ́ àwọn ọmọ kéékèèké níbi iṣẹ́, bó ṣe ń kọ̀wé, bó ṣe ń ka ìwé. Mo de máa ń lo ìkọ̀wé àti ìwé láti kọ́ wọn kí iṣẹ́ mi bá lè lọ dáadáa dédé.

Rárá o, mi ò kín ń ṣe yoga. Ṣùgbọ́n mo ti gbọ́ nípa yoga lẹ́nu àwọn èèyàn, mo dẹ̀ ti wò ó ní orí awwòmaworan, mo máa ń wò ó ní inú àwọn eré orí ìtàgé nígbà mí tí àwọn èèyàn máa ń ṣe, tó máa jókòó sílẹ̀ ńlẹ̀, tó máa lọ ẹsẹ̀ wọn pọ̀, tó máa kọ ọwọ́ méjì sókè bákan síwájú àyà wọn, tó máa rọra, wọ́n ò ní sọ̀rọ̀, wọ́n a sá máa míkanlẹ̀, wọ́n a máa mí sókè wọ́n a máa míkanlẹ̀, wọ́n a tún yíṣẹ́ gbẹ̀ ẹ tún, wọ́n a yíṣẹ́ ẹ gbẹ̀ oṣè. Mo máa ń rí tí àwọn èèyàn máa ń ṣe, ṣùgbọ́n èmi fúnra mi, mi ò tí kópa nínú ẹ̀. Mo dẹ̀ gbọ́ pé ó máa ń tu ọkàn lára, ó máa ń jẹ́ kí ara balẹ̀, ó máa ń jẹ́ kí, ẹ́, kí, kí gbogbo ìrònú kó paradà, kò ń jẹ́ kí ìrònú dúró lára, kò ń jẹ́ kí ọkàn sáré. Àwọn nǹkan tí mo gbọ́ ń pa ènìyàn, ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò tí kópa inú eré yoga rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ lóòrèkóòrè. Nítorí olùkọ́ ni mí, a sì máa ń nílò ìwé àti ìkọ̀wé láti kọ̀wé oríṣiríṣi. Tí a bá tí ń kọ́ ọmọ níṣẹ́ nílé ìwé àbí tí mo ń kọ nǹkan sí orí pátákó láti ṣàlàyé àbí láti kọ́ wọn ní ìmọ̀ àti òye, mo máa ń nílò ìkọ̀wé àti ìwé láti kọ ìwé. Kì ń ṣe gbogbo ìgbà ni a máa ń lo ẹ̀rọ láti kọ nǹkan. A máa ń nílò ìwé náà gẹ́gẹ́ bí olùkọ́ tó ń kọ́ àwọn ọmọdé tó fẹ́ mọ̀ nípa oríṣiríṣi nǹkan. A máa ń fi ìkọ̀wé, a máa ń fi ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wọn kó ba lè yé wọn lẹ́kunrẹ́rẹ́, kó ba lè gba ìmọ̀ àti òye náà lẹ́kunrẹ́rẹ́, kó lè mọ nǹkan tí wọ́n ń kọ́ wọn, kó lè ṣe àṣeyẹgẹ nínú ẹ̀kọ́ wọn.

Mi ò ní oníbàárà ṣùgbọ́n mo máa ń jẹ oúnjẹ ọ̀sán, ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú oníbàárà mi. Tí n bá wà nlé, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi. Nígbà mí, nígbà mí kẹ́rẹ́, mi ò kín jẹ oúnjẹ ọ̀sán, kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń fẹ́ jẹ oúnjẹ ọ̀sán torí ó máa ń pẹ́ kí n tó jẹ oúnjẹ àárọ̀ nígbà mí. Tí n bá dẹ́ njẹ oúnjẹ àárọ̀ ní bí i ago méjìlá, kò ní sáré fún oúnjẹ ọ̀sán. Níru ọjọ́ bẹ́ẹ̀ yẹn, mo kò máa jẹ oúnjẹ àárọ̀ àti oúnjẹ alẹ́ ni. Mi ò ní jẹ oúnjẹ ọ̀sán, ṣùgbọ́n tí bá fẹ́ jẹ oúnjẹ ọ̀sán bóyá títí ago méjì àbí ago mẹ́ta ni mo kò máa fi nǹkan díẹ̀ panu. Kò ní jẹ́ nǹkan tó pọ̀ ju, kì í ṣe bí àwọn òkèlè, ó máa jẹ́ nǹkan díẹ̀ tí mo kò lè fi panu.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣ'àtúnlò ọ̀pọ̀lọpọ̀ nǹkan bóyá bí ike. Tí mbá fi ike ra nǹkan bóyá mo ra àwọn ẹlẹ́rìndòdò, mo mú wá lé, mo mú, irú ike tó ń rọ́ sí wá láti ilé iṣẹ́ wọn. Mo máa ń tọ́jú àwọn ike bẹ́ẹ̀ yẹn nígbà mìíràn bóyá mo fẹ́ po ọṣẹ àbí mo fẹ́ po nǹkan mi tó jẹ́ nǹkan olómi, mo máa dá síi. Yàtọ̀ sí ìyẹn, àwọn oúnjẹ, àwọn ike oúnjẹ náà tí n máa ń rà nílé oúnjẹ láti ìta wá. Mo máa ń tún wọn lò náà lọ́pọ̀lọpọ̀ ìgbà àbí àwọn ọ̀rá tó máa ń fi nǹkan sí tí mbá lọ ra nǹkan lọ́jà, mo máa ń tọ́jú ẹ náà torí mo lè lò náà lẹ́kọ̀ọ̀kan tí ìwúlò rẹ̀ bá ṣe pàtàkì àbí tó dìde. Mo, mo lè lò fún àwọn nǹkan mi tó yàtọ̀ sí nǹkan tí wọ́n ṣe fún, mo lè lò. Torí náà mo máa ń tún nǹkan lò. Àwọn nǹkan púpọ̀ aṣọ gan, mo máa ń tún lò. Oríṣiríṣi nǹkan ni mo máa ń tún lò.

Mo máa ń ṣe irun mi bí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ àbí ẹ̀ẹ̀kan lẹ́ẹ̀mejì, ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ méjì. Mo máa ń ṣe, mo máa ń fẹ́ràn kí n máa ṣe àdìmọ́lẹ̀, àwọn bí korobá, kòlẹ́sẹ̀, kọjúsọ́kọ, irú àwọn irun tí mo máa ń fẹ́ràn láti ṣe nìyẹn. Àbí shuku, pàtẹ́wọ́, korobá, àwọn irú irun bẹ́yẹn. Àwọn irun tó ní nira àti tú kì í ṣe àwọn irun tó máa fi àfikún sí, tó máa gùn gbọ́rọ̀gbọ̀rọ̀gbọ̀rọ̀ bí i ọ̀pá to je pé kólúwa rẹ̀ tó tu tan a lo bíi ọjọ́ méjì sí mẹ́ta. Rárá, mi ò kí ń fẹ́ràn àwọn irú irun bẹ́yẹn, àwọn irun ìbílẹ̀ tó kì í nira àti tú torí mi ò ni ẹni tó máa bá mi tú nílé. Èmi àti àwọn ọmọ mi wọ́n dẹ̀ yíkéré, wọn ò ní mọ irun tú. Torí náà, àwọn irun pẹpẹ̀pẹ̀ bí i àdìmọ́lẹ̀, òun ni mo máa ń ṣe. Àwọn irun ìbílẹ̀ tó ní nímí lára, tó ní gba àkókò púpọ̀ ju irú rẹ̀ ni mo máa ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bí èyí tí mò ń ṣe bàí bàí lọ́wọ́lọ́wọ́ báyìí náà, iṣẹ́ láti ilé náà ni. Torí inú ilé ni mo wà. Mo wà lórí ibùsùn mi nínú yàrá mi. Nínú ilé mi ni mo ti ń ṣe. Mo máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ilé. Nígbà mìíràn tí mi ò bá lè lọ síbi iṣẹ́, mà á gbé àwọn ẹ̀rọ ìṣiṣẹ́ mi, mà á máa fi ṣiṣẹ́ láti ilé. Wọ́n á máa pè mí lórí ago láti ibi iṣẹ́ láti bèrè ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè. Mà á sì máa dá wọn lóhùn. Mà á dẹ̀ máa ṣe àwọn nǹkan mi náà bí mo ṣe ń dá wọn lóhùn. Nítorí náà, mo máa ń ṣiṣẹ́ láti ilé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Sugbon kii ṣe ní gbogbo ìgbà o. Ẹ̀ẹ̀kan kan náà ni bóyá tí ń bá lè lọ sí ibi iṣẹ́ nítorí ìdí kan àbí ìmiràn àbí yàtọ̀sí niyen biya ọ̀rẹ́ mi àbí holiday wà. Nígbà náà, mo lè ṣiṣẹ́ láti ilé.

Rárá, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin rí, ṣùgbọ́n ó wù mí lọ́pọ̀lọpọ̀ láti rìn ọkọ̀ ojú-irin. Torí tí bá ń lọ síbi iṣẹ́ ńgbà mí, mo máa ń rí àwọn ọkọ̀ ojú-irin tó máa ń kọjá táwọn èèyàn máa ń wà nínú ẹ̀. Ó wù mí kí tí ẹ wọ inú ẹ̀ kí ń wo bó ṣe rí, kí ń wo bí tí èèyàn bá wà nínú ẹ̀, bó ṣe máa rí tí ọkọ̀ náà bá ti ń rìn lọ. Mo sì gbọ́ wípé ọkọ̀ ojú-irin náà wà ní ìpínlẹ̀ ibi tí mo wà ní ìlú Èkó, ó dẹ̀ máa ń gbéra láti Èkó lọ sí ìlú Ìbàdàn tó dé tí ó máa padà wá sí Èkó ní ọjọ́ kan náà. Bóyá tí ń bá ti ní ààyè àbí tí owó pọ̀ lọ́wọ́ mi dáadáa, bóyá èmi náà á lọ tọ òwò kí n lè mọ bó ṣe rí kí èèyàn wà nínú ọkọ̀ ojú-irin.

Data tí mo máa ń lò lọ́sẹ̀ ó pọ̀, ó máa ń pọ̀ tó gig mẹ́ta sí mẹ́rin. Òun ni mo máa ń lò láàárín ọ̀sẹ̀ kan, gig mẹ́ta sí mẹ́rin. Àfi tí àwọn ọmọ mi bá tún fi fóònù mi ṣeré láàárín ọ̀sẹ̀, mo lè lo ju gig mẹ́ta sí mẹ́rin. Torí nígbà mí wọ́n máa ń lò fún eré àwọn ọmọdé. Tẹ́gbọ́n bá lò, àbúrò náà máa gbe, èyi to tún kéré náà máa wo orin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tóo bá sí yẹn, mo máa ń lò tó gig mẹ́ta sí mẹ́rin.

Ó máa ń tó aago mọ́kànlá alẹ́ kí n tó lọ sùn. Nítorí màá mójú tó àwọn ọmọ mi, màá rí i dájú wípé àwọn náà ti lọ sí ibùsùn wọn kí n tó lọ sùn. Àwọn máa ń sùn bí i aago mẹ́sàn-án sí aago mẹ́wàá. Ṣùgbọ́n ìkókó, ọmọ ìkókó tí mò ń tọ́ òun máa ń sùn bí i ago mọ́kànlá. Tóun náà bá dẹ̀ ti sùn, náà lèmi náà lè sùn. Tí òun ò bá sùn, èmi gan-an ò lè sùn. Mo gbọ́dọ̀ dúró ná k'óun kọ́ sùn. Tó bá ti wá sùn ní bí i aago mọ́kànlá ni èmi ìyá ẹ̀ náà máa tó lè dijú wípé mo fẹ́ sùn.

Mo fẹ́ràn kí n máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn owó torí tí n bá fún wọn lówó, wọ́n á fi ra nǹkan tó wù wọn ní àsìkò tó wù wọn. Ṣùgbọ́n tí n bá fún wọn láṣọ, wọ́n lè má nílò aṣọ, tí n bá fún wọn lóúnjẹ wọ́n ní má nílò óúnjẹ. Ṣùgbọ́n tí n bá fún wọn ní owó, bó jẹ́ aṣọ lọ nílò tó fẹ́ fi ra, wọ́n á fi ra, bó jẹ́ óúnjẹ ni, bó jẹ́ omi ni, bó jẹ́ láti san owó ilé ìwé ni àbí láti san owó ilé àbí láti ṣe ohunkóhun tó wù wọ́n, wọn á lò bó ṣe fẹ́. Bó bá ṣe fẹ́, bó bá ṣe wù wọ́n ni wọ́n máa lò owó. Ẹ̀bùn owó ni mo fẹ́ràn láti fún ènìyàn. Èmi náà sì fẹ́ràn kí n máa gba ẹ̀bùn owó láyé ara mi ná.

Àsìkò oúnjẹ ìsinmi, oúnjẹ ọ̀sán mi máa ń gbà tó ọgbọ̀n wákàtí, thirty minutes ló máa ń gbà. Ó máa ń gbà tó thirty minutes. Tí n bá fẹ́ lọ jẹ oúnjẹ ọ̀sán, àsìkò tí màá ń lò, tí n bá máa fi bẹ̀rẹ̀ àti tí n bá máa fi parí, tí n bá máa fi san ọwọ, tí n bá máa fi jẹun tán, ó máa ń tó ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú.

Ìgbà tí èyí tí mò ń lò tó bá ti bàjẹ́, òhun ni mo máa ń tó pàrọ̀ ẹ̀rọ ayára bí àṣá mi, àbí tó bá ti-- tó bá jí lọ, àbí tó bá sọnù, ìgbà yẹn ni màá n tó pàrọ̀ ẹ̀. Àìsí yẹn, àlo pẹ́ ni o. Àlo pẹ́, àlo gbó. Torí kò sowó ń ta tí màá máa dàálè ẹ̀rọ ayára lò bí àṣá. Torí náà, ìgbà tó bá bàjẹ́, tó bá sọnù, àbí to bá jí lọ nìkan ni mo máa ń pàrọ̀ ẹ̀. Láìsí yẹn, mo lè lò tọdún márùn-ún. Èyí tí mò ń lò yìí báyìí, mo ti ń lò fún bí ọdún méjì tí mo ti ń lò èyí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Nítorí náà, ó máa ń pẹ́ díẹ̀ kí n tó pàrọ̀ torí mo jẹ́ èèyàn tó mọ̀ nǹkan lò tó dẹ̀ mọ̀ nǹkan tọ́jú. Kò n tètè bàjẹ́, kò n tètè sọnù, wọ́n ò dẹ̀ ń sábà jẹ́ ẹ́ kan lọ tí jí ẹ̀rọ ayára lò bí àṣá mi lọ. Ẹ̀ẹ̀kan péré ni wọ́n ti jí lọ rí.

O máa ń tó gbà méjì lójúmọ́ tí mo máa ń fọ eyín. Rí dókítà òyìnbó ilé eyín ti ní ká máa fọ eyín láàárọ̀ àti lálẹ́. Nítorí náà tí bá ti jí, tí bá ti kí ọkọ mi kí àwọn ọmọ, màá bọ́ sínú balùwẹ̀, màá fọ eyín mi pẹ̀lú ìfọyín tí wọ́n ní ká máa lò láti ilé ìwòsàn lọ ti kọ́ fún mi kí máa lò torí eyín mi kò le bẹ́yẹn. O máa ń-- mo, mo máa ń ní ìṣòro eyín lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà, dókítà korúkọ ìfọyín tí màá máa lò. Mo máa ń fọ láàárọ̀ kí n tó jẹun àti ní alẹ́ tí bá ti jẹun tán kí n tó lọ sùn ní yàrá ìbùsùn mi. Mo máa rí dájú pé mo fọ eyín torí náà ẹ̀ méjì lójúmọ́ ni mo máa ń fọ eyín. Bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ mi náà, mo ti sọ fún wọn náà. Àwọn náà gbọdọ̀ máa fọ eyín wọn láàárọ̀ àti lálẹ́. Kó tó jẹun láàárọ̀ àti tó bá ti jẹun, gbogbo nǹkan tó bá fẹ́ jẹ lálẹ́ kó tó sùn, wọ́n gbọdọ̀ fọ eyín wọn kí eyín wọn má bá ní ìṣòro, kó má ní ìṣòro eyín dídùn àbí kí ẹnu wọn má máa rùn níta tí ó bá jáde.

Mi ò lè sọ pé ìgbà báyìí ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi nítorí mo ní àwọn ọmọ wẹ́wẹ́ nílé. Mi ò lè sọ pé ẹ̀ẹ̀kan láàrín ọ̀sẹ̀, mi ò lè sọ pé ẹ̀ẹ̀márùn-ún láàrín ọ̀sẹ̀ torí àwọn ọmọ tí mo nílé, bó bá ṣe dà pàntí sílẹ̀ báyìí, màá tún ṣe ìmọ́tótó àyíká mi. Tó bá ṣe ṣé báyìí, ẹ̀dẹ̀ mọ bá àwọn ọmọdé ṣe máa ń ṣe. Wọn ò kí ń mọ ìgbà tó yẹ kó da nǹkan sílẹ̀, wọn kì í mọ ìgbà tió yẹ kó da nǹkan sílẹ̀. Kò tó mọ̀ kọ́n tó jẹun, wọ́n á ti fi yí lẹ̀, wọ́n á ti dà á sílẹ̀ kéékèèké kí era má bà máa rìn kiri àbí kó má kí ọmọ ìkókó tí mo ní máa ba máa ṣáájú ẹ nílẹ̀. Mo máa sáré ṣe ìmọ́tótó ibẹ̀ lóòrèkóòrè ni mo máa ṣe. Bo bá ṣe ń dọ̀tí báyìí ni mo ṣe ń tu ṣe. Ṣùgbọ́n tí àwọn ọmọ mi ò bá sí nílé, bóyá ẹ̀ẹ́ẹ̀mẹ́ta láàrín ọ̀sẹ̀ ni mo máa ṣe ìmọ́tótó ilé mi. Àfiyẹ̀ Ṣùgbọ́n tí wọ́n bá wà nílé, bó bá ṣe ń dọ̀tí, ó lè lójúmọ́ kan, mo lè gbá ilẹ̀ nínú ilé, mo lè gbá ètò ẹ̀ẹ́ẹ̀mẹ́ta bí mo ṣe ń ṣe ìmọ́tótó ilé mi nìyẹn. O lè tó ẹ̀ẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ń gbá mi tí màá fi gbá. Tó bá ṣe ń jẹun, tó bá ṣe ń dà pàntí sílẹ̀, bó bá ṣe ń ṣeré bá bó ṣe ń da omi sílẹ̀ ni màá máa gbá ni màá máa nu bí mo ṣe máa ń ṣe nìyẹn lójoojúmọ́.

Rárá, mi ò ní aṣọ wíwẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ mi ní aṣọ wíwẹ̀ torí tí wọ́n bá fẹ́ lọ wẹ̀ ní àwọn odò kéékèèké, wọ́n máa ń wọ aṣọ wíwẹ̀ wọn. Ṣùgbọ́n èmi, mi ò mọ wẹ̀ lódò nítorí è, mi ò ní aṣọ wíwẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ mi wọ́n kọ́bọ̀ ṣe ń wẹ̀ lódò. Wọ́n dẹ̀ ní aṣọ wíwẹ̀ wọn àti egbọ́n, àtàbúrò àti obìnrin àtọkùnrin. Wọ́n ní aṣọ tó máa ń wọ tí wọ́n bá fẹ́ lọ wẹ̀ ní odò pépèpè láyíká wa àbí nílé ìwé wọn. Wọ́n ní aṣọ wíwẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ níbi iṣẹ́ àti nílé gan, torí fáìlì tí mò ń ṣiṣẹ́ lé lórí mi ò ní fẹ́ràn kẹ́lò mí kan ṣi kan ba iṣẹ́ tí mo ti ṣe jẹ́ àbí kan dàrú àbí kan lọ kọ ǹkan tí mi ò kọ sí àbí kan fi ǹkan tí mi ò fi sí. Ó máa jẹ́ kí iṣẹ́ mi pọ̀ si ni. Ó de lè bá iṣẹ́ jẹ́ fún mi, ó lè jẹ́ kí n wọ wàhálà lọ́dọ̀ ọ̀gá mi. Nítorí ẹ́, tí bá ń ṣiṣẹ́ ní orí fáìlì kankan, mo máa ń gbe pamọ́ ni, mo máa ń tọ́jú ẹ. Mi ò kí ń jẹ́ ká wọ̀nyàn fọwọ́ kan àbí kan máa ṣe bó ṣe wù wọ́n. Rárá, mi ò kí ń fẹ́ rú ẹ. Nítorí náà tí bá ń ṣiṣẹ́ lórí fáìlì kankan, mo máa ń gbe pamọ́. Tí n bá wà níbẹ̀ o, màá tọ́jú ẹ dáadáa. Tí bá ń jáde, màá tọ́jú ẹ pamọ́ níbi tí àwọn èèyàn ò tí ní rí, tí wọ́n ò tí ní lè dàrú.

Hmm, tí n bá fẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ ènìyàn, màá kọrí pé èmi fúnra mi, mo ti forí jin ára mi ná. Kí n tó lọ bá ẹni tí mo ṣẹ̀, àbí kí n tó lọ bá ẹni tí mo ṣẹ̀ pé kó forí jì mi, màá ró dáadáa, màá ró láàárọ̀ jinlẹ̀. Mo lè lọ kí n sọ fún ẹni náà pé jọ̀wọ́ má bínú. Mo dẹ̀ lè ra ẹ̀bùn pélébé kan tí mo mọ̀ pé ẹni náà má fẹ́ràn láti fi tú un lójú. Yàtọ̀ sí yẹn, mo lè kúnlẹ̀, mo lè kúnlẹ̀ fún ẹni náà láti bẹ̀ ẹ́ pé jọ̀wọ́ má bínú. Tó bá jẹ́ ẹni tí mo mọ̀ pé kò ní dá mi lóhùn torí ó bínú, mo ṣẹ̀ gan. Mo lè mú èèyàn dání, bí i ọ̀rẹ́ mi, bó jẹ́ ọkọ mi, bó jẹ́ ìyá mi, pé kó tẹ̀lé mi lọ, kí wọ́n bá mi lọ bẹ ẹni náà kó lè dárí jì mi. Màá dẹ̀ sọ fún ẹni náà kó má bínú. Mo dè lè dì mọ́ ẹni náà, mo lè dì mọ̀ pé kí n fi bẹ̀ ẹ́ kó má bínú. Nígbà mí, mo lè sunkún gan kó ba lè mọ bí bá ra mi ṣe rí sọ́rọ̀ náà wípé lóòótọ́, ó wá láti okan mi láti bẹ̀ ẹ́ wípé kó forí jì mi, kó má bínú sí mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ, especially tó bá jẹ́ oúnjẹ mọ̀lẹ́bí mi, oúnjẹ àwọn ọmọ mi, màá pín. Torí èmi ni mo mọ nǹkan tí oníkálukú wọn jẹ, bó ṣe máa ń pọ̀ tó. Bí ọmọ mi àgbà ọkùnrin Ìsìn, kò fẹ́ràn oúnjẹ rárá, òhun ló dàgbà jù nínú àwọn ọmọ mi. Ṣùgbọ́n pẹ̀lú ẹ náà, alẹ́nu máa jẹun ni. Nítorí re oúnjẹ kékeré ni màá bu fún-un. Ṣùgbọ́n ọmọ mi obìnrin tó jẹ́ ọmọ mi kejì, ìyẹn máa ń jẹun bí ẹkùn ni. Abo gbọ́dọ̀ kun, a tún gbà sí i tó bá jẹ tán. Ìkòkò mi náà, mo mọ bí ó ṣe ń jẹun sí. Torí náà tí mi ò bá pín oúnjẹ náà, oúnjẹ náà, ó lè rí bàṣabàṣa, ó lè máa tó wọn àbí kó pọ̀ jù fún wọn. Torí náà mo fẹ́ràn láti máa pín oúnjẹ nílé, fún àwọn ọmọ, ẹbí, ara, ọ̀rẹ́.

Uhm, kì í ṣe gbogbo ìgbà ni máa ń lo ọ̀pá ìfàmúrá nígbà tí bá mú ohun, mú nǹkan mímu. Kì í ṣe gbogbo ìgbà, àfi ẹ̀kankọ ni mo máa ń lò. Àwọn ọmọdé ló máa ń sábà lo láyika ibí tí mo wà. Irú ọmọ mi kékeré báyi ọmọ mi oṣù mẹ́jọ, òun ló máa ń lò fi mú omi. Tó bá ti fẹ́ mú nǹkan, òun ló máa ń lò, ó máa le fà dáadáa ló máa ń lò, ló máa ń ràn lọ́wọ́. Ṣùgbọ́n èmi àgbàlagbà ó, mi ò sábà lo ìfàmúrá nígbà tí bá mú ohun mímu. Mi ò sábà lo bẹ́ẹ̀ yẹn, ẹ̀kankan ni máa ń lò.

Mo fẹ́ràn ẹ̀fọ́ gbúre. Mo fẹ́ràn láti máa jẹ ẹ́. Torí tí n bá jẹ ẹ́, ó máa ń ṣara lóore gan-an ni. Gúre kan gbó, kan fi ata kí n yí láta pẹ̀lú ẹja. Ẹja gbígbẹ, ẹja kíká gbígbẹ, àbi ẹja àwọn ẹ̀gún kí n fi jẹ kí, kan bá mi fata sí ko ta dáadáa lẹ́nu bí ọmọ Yorùbá kó ta. Mo fẹ́ràn rẹ̀ gan-an ni. Ẹ̀fọ́ gúre ni mo fẹ́ràn jù.

Ah! Iyẹn ti pẹ́ o. O ti pẹ́ kí n tó wọlé ọkọ. Ni mo ní pàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn. Nítorí nígbà tí mo fẹ́ ọkọ mi, ó mú mi kúrò láyìíká ibi tí mo dàgbà sí tí mo ti láwọn ọ̀rẹ́ mi. Ó mú mi lọ sí àyíká tẹ̀. Mo dẹ̀ jẹ́ èèyàn kan tí ò kí n tètè kọ́rẹ́ jọ torí mi ò kí n tura ká jù. Mi ò ńṣe ẹni tó máa ń sa ọ̀rẹ́ jọ bẹ́yẹn bẹ́yẹn. Àwọn èyí tí mo ní gan-an níbi tí mo ti dàgbà torí a jọ dàgbà pọ̀ ni. Torí ó dẹ̀ ti pẹ́ ta ti jọ ń bá ara wa bọ̀. Ṣùgbọ́n bí mo ṣe dàgbà yìí níbi tí ọkọ mi fẹ́ mi wá, mi ò lọ̀rẹ́. Mi ò láwọn èèyàn láyìíká mi. Nítorí ẹ, mi ò. O ti pẹ́ gan-an tí mo ti ṣe ìpàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. O ti pẹ́, o ti tó ọdún mẹ́tàlá sẹ́yìn tí mo ti ní ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Bẹ́ẹ̀ni o, mo ti dúró láti má lo ẹ̀rọ ayára bí àsá mi ju ọjọ́ kan gan. Nígbà tí mo bímọ, tí wọ́n ṣẹ̀ ṣe iṣẹ́ abẹ fún mi tí mo wà nínú ìlera, mo, mo wà nínú a lot of pains. Mi ò lo ẹ̀rọ mi fúngbà díẹ̀ nítorí èmi fúnra mi, mi ò rójú rí ara mi. Mi ò tí è lè ṣe nǹkan kan, mo kàn ké ni torí mo wà nínú ìrora gan, mo kàn ké, mo kàn ké, mo kàn ké. Mi ò tí è rójú ríbi tí ẹ̀rọ ayára bí àsá mi wà rárá. Ọwọ́ ọkọ mi ló wà. Ṣùgbọ́n èmi wà nínú ìyàrá ibi tó ti ń tọ́jú mi ní ilé ìwòsàn, torí ẹ mi ò tí è lè lo rárá rárá.

Òní ló kẹ́yìn tí mo lọ sọ́jà gẹ́gẹ́ bí ìyàwó ilé, obìnrin ilé. Ọ̀sọ̀ọ̀sẹ̀, bí i ẹẹ̀mejì láárín ọ̀sẹ̀ ni mo máa ń lọ sọ́jà. Ṣùgbọ́n lónìí bí mo ṣe ń bọ̀ láti ibi iṣẹ́, mo yà lọ́jà, mo rẹ ẹyin, mo rẹ ẹran, mo ra ata, mo ra nǹkan, àwọn èlò tí mo fẹ́ fi ṣe ọbẹ̀ ní ìparí ọ̀sẹ̀, mo ti rà bí mo ṣe ń bọ̀ láti ibi iṣẹ́ lónìí torí mo tètè kúrò níbi iṣẹ́ lónìí. Bí mo ṣe ń bọ̀, mo ti ra, ra ẹja oríṣìíríṣìí, epo òróró ẹ̀fọ́, gbogbo àwọn nǹkan tí mo nílò àti irú gan-an tí mo nílò láti dáná nípárí ọ̀sẹ̀, mo ti rà, mo ti gbé sílé só that maá lè rí lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́, ṣùgbọ́n kì í ṣe kò pọ̀ jù. Mo máa ń lo yẹtí, mo máa ń lo, à, èyí tó máa wọ̀ sọ́rùn àti tọwọ́ náà, ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ọrùn, mo máa ń lò ó, ṣùgbọ́n kì í ṣe kò pọ̀ jù, kì í dẹ̀ ṣe ojoojúmọ́. Tí n bá ní ṣíṣe, tí n bá ní òde, mo máa ń lò ó, ṣùgbọ́n tí n bá ń lọ síbi iṣẹ́, mo kàn máa lo yẹtí kékeré àti ago ọwọ́ ótán, ṣùgbọ́n tí n bá ní ṣíṣe, mo máa kó sí lọ́ ọrùn, mo máa fà á sétè, mo máa lo gbogbo ẹ̀ tó máa pé, tó máa tayọ láti ọ̀ọ́kán, tó máa gbé mi yọ, tó máa jẹ́ kí n rí gẹ́gẹ́ bí, bí aya ọba, mo máa ń lò ó nígbà tí n bá ní ṣíṣe, tí n bá ní òde àbí tí n bá ń lọ sí ilé ìjọsìn náà, mo máa ń lò ó náà.

Rárá, mi ò fẹ́ràn kí n máa wo ìràwọ̀. Mi ò fẹ́ràn ìrà rárá rárá torí mi o-- àsìkò tí mo ní kí n lò ó kí, tí bá ti dé láti ibi iṣẹ́, tí bá ti tọ́jú lé tọ́jú àwọn ọmọ, àsìkò mélòó ni mo ní tí màá tú máa ní mo fẹ́ lọ jókòó láti máa wo ìràwọ̀? Rárá, mi ò fẹ́ràn rẹ̀. Àkókò gan ò gbà mí láti máa ṣe ru rẹ̀

A! Mi ò wá mọ̀ yẹn o. Torí mi ò kí ń lo WiFi. Data ni mo máa ń rà sí orí fóònù mi. Mi ò kí ń lo WiFi. Mi ò wá mọ̀ bóyá àwọn tó ń lò ó, bóyá ó yára, bóyá ó ní fàsẹ́yìn, bóyá òun ṣe dédé, bóyá kò ṣe dédé. Mi ò lè dáhùn bí èrè yẹn. Èyí tí mo ń lò ni mo lè dáhùn.

Ah! O ti pẹ́ díẹ̀ tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ o. Torí mo máa ń dáná nílé fún àwọn ọmọ mi, fún àwọn ẹbí mi. Inú oúnjẹ tí bá dẹ̀ ti sè fún wọn, lemi náà máa jẹ. Mi ò tún níṣe máa kó owó lọ sí ilé oúnjẹ. Mi ò dẹ̀ fi bẹ́ẹ̀ lówó púpọ̀ lọ́wọ́ tí máa lọ máa dà sí ilé oúnjẹ. Nígbà temi fúnra mi ní oúnjẹ nlé tí mo ní yàrá tón ti le dáná tí mo le se oúnjẹ náà tó tún máa dùn ju tile oúnjẹ. O ti pẹ́ díẹ̀ tí mo lọ sí ilé oúnjẹ. Ọkọ mi gan ò kí ń gbé mi jáde lọ sí ilé oúnjẹ. O ti pẹ́ tó ṣe irú e, igba tó yìí ń kọ ẹnu ifé sí mi ló ṣe kẹ́yìn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ilé ni mo ti ń dáná oúnjẹ ta bá fẹ́ jẹ. Ilé ni nǹkan tí bá lọ fẹ́ jẹ. Kò sí bóba ṣe rí, èmi náà ni máa sè tí gbogbo wa máa jẹ, tí inú wa máa dùn. T'ádẹ̀ fi owó wa ṣe nǹkan mì tó bá wúwa.

Gẹ irun kẹ̀, mi ò kì í gẹ irun mi o. Torí obìnrin ni mí, mo dè máa ń ṣe irun orí mi. Wọ́n máa ń ṣe irun mi lọ́sọ̀ọ̀sẹ̀ àbí ẹ̀ẹ̀kan láàrín ọ̀sẹ̀ méjì. A fi ọkọ mi àti ọmọ mi ọkùnrin lọ́ máa ń gẹ irun wọn. Ṣùgbọ́n èmi àti ọmọ mi obìnrin, a kì í gẹ irun wa. A máa ń lọ sí ilé onídìrí lọ ṣe irun ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sí ara. Láàárọ̀, tí bá ti jí tí mo ti wẹ̀ tán, mo máa fi ìpara sí ara mi àti ní ìgbà ọyẹ́, mo máa ń fi ìpara para ní àárọ̀ àti alẹ́ ni mo máa ń fi para. Ìpara tí mo dè máa ń fi para ni orí àti adin àgbọn. Mo máa pò ó pọ̀, òun ni má ń fi ṣe ìpara mi. Òun ni àwọn ọmọ mi náà ń lò torí ó da fún ara gan an ni. Ó máa ń jẹ́ kí ara wa dán jọ́lọ̀ bí ara ọmọ tuntun.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe mi ni ẹ̀kọ́ nípa ẹranko. Mo fẹ́ràn láti mọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ ẹranko, bí wọ́n ṣe ń dàgbà, bí ìṣesí wọ́n ṣe rí, ibi tí wọ́n ń gbé, nǹkan tí wọ́n máa ń jẹ, bó ṣe máa ń hùwà, bó ṣe máa ń ṣe pẹ̀lú ọmọ ènìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ràn ẹ̀kọ́ nípa ẹranko gan nígbà tí mò ń dàgbà nígbà èwe mi, dí bá yi gan mo ì fẹ́ràn nípa ẹ̀kọ́ ẹranko.

Oṣù kan ni mo ní fún ìsinmi láàárín ọdún. Oṣù kan èyi tò jẹ́ ọjọ́ ọgbọ̀n, òun ni mo ní fún ìsinmi láàárín ọdún. Mo lè gbàá lẹ́ẹ̀kan náà. Mo dẹ̀ lè pín sí ọ̀nà méjì láti gbàá, mo lè kọ́ko lo ọ̀sẹ̀ méjì èyi tò jẹ́ ọjọ́ mẹ́rìnlá, àbí ọjọ́ márùndínlógún. Mo lè kọ́ko lo náà. Kí n tú wá ṣiṣẹ́ bí i oṣù mélòó kan, kí n tú wá gba ìsinmi mi èyi tò jẹ́ ọjọ́ márùndínlógún ọ̀sẹ̀ méjì, mo lè pín bẹ́ yẹn. Àbí nígbà mi, mo dẹ̀ lè lo pọ̀ lẹ́ẹ̀kan náà. Ìgbà tí mo máa dẹ̀ sábà gba ìsinmi yìí máa ń bọ́ sí ìgbà tí àwọn ọmọ mi náà máa wà ní ìsinmi láti ilé ẹ̀kọ́ wọn. Ìgbà yẹn ni máa ń gbà sí. Kí gbogbo wa bá le jọ wá nílé kojú pẹ́ jọ, kí n lè tọ́ wọn sọ́nà, kí n lè wà pẹ̀lú wọn. Kì í ṣe pé màá máa lọ ibi iṣẹ́ àwọn ọmọ máa dá wá nílé. Ìgbà yẹn ni máa ń like áti gba ìsinmi mi sí ìgbà tí àwọn ọmọ ilé ìwé tá wọn náà bá wà ní ìsinmi. Ìgbà yẹn náà lèmi náà máa ń fẹ́ràn láti gba ìsinmi mi.

Tí ìṣòro bá dojú kọ mi láàrín àwọn ẹlẹgbẹ́ mi, mi ò fi bẹ́ẹ̀ mọ bó ṣe ń ṣètò ìṣòro láàrín àwọn ẹlẹgbẹ́ kí n máa pàrọ́. Tí ìṣòro bá bá mi láàrín àwọn ẹlẹgbẹ́, n kò le bú ṣẹ́kún àbí kí n sá kúrò láàrín wọn kí n ṣàlọ́ jókòó sé ẹgbẹ́ kan tí gbogbo ẹ fi máa ní ìyanjú. Mi ò fẹ́ràn àti máa dojú kọ ìṣòro rárárárá, torí mo jẹ́ ẹni tí ó lọ́kàn tó fẹ́lẹ́. Mi ò fẹ́ràn kí n máa dojú kọ ìṣòro nígbà kú ìgbà, torí ẹ mi ò mọ bó ṣe ń ṣètò ìṣòro tó bá dojú kọ̀yàn láàrín ọrẹ.

Rárá o, mi ò kí ń fi fáìlì mi pamọ́ sí orí cloud. Mo nígbàgbọ́ pé àwọn tí wón ń lo ẹ̀rọ tó ń pè ní iPhone, àwọn ni wón máa ń fi fáìlì wọn pamọ́ sí orí cloud. Ṣùgbọ́n èmi, mi ò kí ń ṣe ò. Àwọn fáìlì mi, ibi ọ wà náà lọ wà. Máa kọ̀ tọ́jú ẹ sí ibi tí mo lè tọ́jú ẹ sí, mi ò kí ń fi pamọ́ sí orí cloud.

Ìrántí ìgbà ọmọdé mi ó pọ̀ púpọ̀ torí mo ti dàgbà ń sìn. Ṣùgbọ́n ìgbà tí mò ń dàgbà, àwa mẹ́ta ni ìyá mi bí. Mo sì ní ìrántí púpọ̀ pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi. Èmi ni àbí kẹ́yìn. Wọ́n máa ń kẹ́ mi lójú ni. Torí ẹ lọ ṣe sọ mí ní Olúwákẹ́mi, èyí tó túmọ̀ sí wípé ẹni tí Ọlọ́run ń kẹ́. Bẹ́ẹ̀ ni, orúkọ tó fún mi ni iyẹn. Nígbà táa máa ń dàgbà, mo rántí wípé wọ́n fi àwọn ẹ̀gbọ́n mi sí ilé ìwé kan, wọ́n fi èmi sí ìmíràn nítorí èmi ò fẹ́ràn wàhálà. Mo jẹ́ ọmọ jẹ́jẹ́, ọmọ tó tutù, ọmọ tió ní jọ̀gbọ́n. Irú ọmọ tí mo jẹ́ nìyẹn nígbà tí mò ń dàgbà. Tí àwọn ẹ̀gbọ́n mi tó bá ti darí ní ilé ìwé wọn, wọ́n máa wá sí ilé ìwé tèmi, wọ́n á ra oríṣiríṣi nǹkan, wọn á wá mú mi. Inú mi máa ń dùn láàrín àwọn ọ̀rẹ́ mi. Èmi nìkan ló máa wá mú. Máa wá dàbí ọba. Wọ́n á máa mú mi lọ, wọ́n á ra nǹkan fún mi, oríṣiríṣi nǹkan. Wọ́n máa ń kẹ́ mi lójú ni. Wọ́n máa ń kẹ́ mi gan. Àwọn ẹ̀gbọ́n mi àtàwọn òbí mi náà wọ́n máa ń kẹ́ mi gan gẹ́gẹ́ bí orúkọ mi ṣe jẹ́ Olúwákẹ́mi. Wọ́n kẹ́ mi lọ́wọ́, kẹ́ mi lẹ́sẹ̀, di sínyín gan. Wọ́n yìí máa ń kẹ́ mi náà. Wọ́n máa ń ṣe kẹ́ mi gan ni. Wọ́n kẹ́ mi, wọ́n bà mí jẹ. Tí ẹ bá ń gbọ́ ọmọ t'ón bàjẹ́, t'ón kẹ́ bàjẹ́, èmi ni ìyẹn. Ara àwọn, nǹkan ìrántí mi nígbà èwe ni ìyẹn, nígbà èwe tí mo wà lọ́mọdé. Kì í tún ṣe ìyẹn nìkan náà. Mo máa n-- mo rántí ọjọ́ kan tí ìyá mi ní ká má jáde lọ ṣeré. Tí ẹ̀gbọ́n mi ọkùnrin Adedayo tó jáde lọ ṣeré. Nígbà tó jáde lọ ṣeré, ka tó sọ, ka tó mọ̀, o kan lápá. Ó wá wá sílé, ó rọra kẹ́ apa yẹn. Ìgbà tó délé, ìyá mi rí pé ó dàbí pé nǹkan kan ṣe ọmọ yìí o. À! Ìyá mi ní, "Dayọ̀, kí ló ṣe ẹ?" Ó ní kò sí. À! Ìyá mi rí pé orúnmbo owú ẹ ń wú. Ìyá mi wá ní, "Dayọ̀, ó yá wá, ké alelúyà fún mi." Nawọ sókè, kó ké alelúyà. Ló bá di wò, mi nwò ẹ̀. Kò bá lè nu apá sókè. Ka tó wí, ka tó sọ, làwọn ọ̀rẹ́ ẹ wá lọ ní, "Ẹ́, ó jábọ́ ni." Ìgbà táa wọ́n ń gbin igi, igi èso, ẹ́, ó wá jábọ́. Ó dàbí pé ó wá fọwọ́ dá. Ka tó mọ̀, ilé ìwòsàn la ti bá ara wa tán. Ìyá mi kó gbogbo wa lọ torí wọn lè fi àwa ìyòkù nìkan sílẹ̀ ní ilé. Wọ́n sá kọ́ igi ṣọ́wọ́ ẹ, wọ́n ń fún un ní ìtọ́jú tó péye. Wọ́n jẹ́ kó tẹ̀lé wa padà lọlé bó ṣe lo. Ó lò tó oṣù kan nílé ìwòsàn. Ìgbà yẹn kò lè lọ sílé ìwé, kò lè wẹ̀ torí ibùsùn ẹ nílé ìwòsàn ló ti máa ń nu ara fún. Kò lè dìde ṣeré. Eré tó fẹ́ lọ ṣe níta, tọ́ní kó má lọ ṣe yẹn. Ó wá lo oṣù kan lórí ibùsùn ní ilé ìwòsàn. Oṣù kan ló lò n'bẹ kó tó wá lé. Ojú òun gan rí. Ojú ẹ ríre. Láyé ẹ́ tí ìyá mi bá ti ní, "Má jáde o. A o ra jókòó jẹ torí kò tún fẹ́ dá lápá." Kò ṣe dá lápá nígbà tó kéré.

Mo máa ń fẹ́ràn kí n máa gbọ́ orin ìyìn, orin ìyìn ti Kristẹni, òun ni mo máa ń fẹ́ràn láti máa gbọ́ tí bá rọra lọ nínú ọkọ̀, tí bá gbọ́ orin ìyìn, màá fẹ́ràn láti máa tẹ́tí sí àwọn ètò tó ń sọ nípa nǹkan tó ń lọ ní ìlú ní orílẹ̀ èdè, kí n bá lè mọ nǹkan tó ń lọ ní ìlú. Torí ìlú ta wà yìí, a gbọdọ̀ máa tẹ́tí sí ìròyìn kí a lè mọ nǹkan tó ń lọ, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀, níwà oòrùn, iwọ̀ oòrùn, ìlà oòrùn, ní gbogbo ibi ní orílẹ̀ èdè ibi tí mo wà yìí, a gbọdọ̀ máa ṣọ́ra kí a tí máa gbọ́ ìròyìn kí a lè mọ bàṣẹ fẹ́ ṣe sí, bàṣẹ fẹ́ rìn sí, bàṣẹ fẹ́ ṣe, ìròyìn ló máa sọ nǹkan tó ń lọ láàgbègbè wa fún wa.

Ah, ìyàrá ìbùsùn mi ni o. Ohun ni mo fẹ́ràn jù. Orí ibẹ̀ ni mo lè ti fẹ̀yìn lẹ́lẹ̀ kí n sinmi bí mo ṣe ń sinmi níbi tí mo wà báyìí. Orí ìbùsùn mi ni mo wà nínú ìyàrá mi. Kò sí wàhálà, èmi àtọkọ̀ mi nìkan la ń lò bẹ. Kì í ṣe bí tàwọn ọmọ mi ma kan ń wọ ma pariwo déédéé. Rárá o. Ibẹ̀ ni mo fẹ́ràn jù. Orí ibẹ ni mo ti lè sinmi dáadáa, láìsí wàhálà. Ibẹ̀ ni mo ti lè bọ́ ṣọ́ kì í ṣe bó ṣe wù mi, tí kò sí ẹnikẹ́ni tó máa wàhálà mi àbí tó máa dàmú mi. Ìyárá ibùsùn mi, ọ̀ ni mo fẹ́ràn jù nínú ilé.

Ah! Mo fẹ́ràn kíkọrin gan ni, mo fẹ́ràn kí n má a kọrin, kí n gbóhùn sókè kí n kọrin. Ṣùgbọ́n mi ò wá lóhùn orin bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn lọ, ṣùgbọ́n mo fẹ́ràn kí n má a kọrin. Orin ògo, orin ìyìn, láti yin Ọlọ́run, òun ni mo fẹ́ràn láti má a kọ jù, ṣùgbọ́n mi ò lóhùn. Ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ náà mo ṣe ń kọrin o, ìyẹn ò dá mi dúró pé kí n má kọrin. Tí bá wà léjọ́sin tí bá mú orin lẹ́, mẹ́nu lórin, ẹ má ro bí ó jù bẹ́ẹ̀ lọ ni, màá kọrin, màá jó, màá dárayá dáadáa. Mi ò ní nítorí mi ò lóhùn tó dùn gbọ́. Torí ẹ kì má wa kọrin. Rárá o, ìyẹn ò dá mi dúró. Síbẹ̀ síbẹ̀ mo máa ń kọrin gan. Màá jó, màá kọrin pẹ̀lú ohùn mi tó dà ẹ́, bó ti ṣe dà ẹ́ náà ni mo fi máa kọrin, ìyìn só lọ́run.

Mo máa ń wọ ọkọ̀ láti lọ sí ibi iṣẹ́. Ọkọ̀ ojú títì, òun ni mo máa ń wọ̀ láti lọ sí ibi iṣẹ́. Ilé mi sì ibi iṣẹ́ mi kò ju wákàtí mẹ́wàá sí márùndínlógún. Kò jìnnà rárá. Láti ilé mi, màá rìn díẹ̀ sí iwájú níbi tí wọ́n ti ń wọ ọkọ̀. Tí n bá ti dé bẹ̀, màá wọ ọkọ̀, màá sanwó, màá jókòó káwọn èrò kúnnú ọkọ̀ náà. Tó bá ti kúnnú ọkọ̀ náà, a tẹ̀síwájú pẹ̀lú ìrìnàjò náà. Tí n bá dẹ̀ dé wájú ibi iṣẹ́ mi, màá sọ fún awakọ̀ pé "à, níbi tí mo ti fẹ́ bọ́lẹ̀, òun la ti dé yió. Ẹ dúró, ẹ dọ́kọ̀ dúró." Máa dọ́kọ̀ dúró, màá dẹ̀ tẹ̀ síwájú, màá wọnú ibi tí ibi iṣẹ́ mi wà. Bi mo se máa ń rin ìrìnàjò ibi iṣẹ́ mi nìyẹn lójoójúmọ́.

Rárá, mi ò kí ń wọ ìbọwó́ nítorí ìlú tí mo wà kò sí òtútù. Mo nígbàgbọ́ pé àwọn ìlú tí òtútù ti ń mú ni wọ́n máa ń wọ ìbọwó́ àbí àwọn tó ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn, wọ́n máa ń lo ìbọwó́ náà kí wọ́n tó lè fọwọ́ kan aláìsàn àbí tó bá fẹ́ da aláìsàn ló. Tó bá fẹ́ gun lábẹ́rẹ́ àbí fún lógún àbí yẹ ara ẹ ò. Àwọn iyen ló máa ń wọ ìbọwó́. Ṣùgbọ́n èmi ò. Òórù ń mú níbi tí mo wà. A kì í wọ ìbọwó́ rárá torí kò si otútù. Mi ò dẹ̀ kí n ṣiṣẹ́ nílé aláìsàn àbí ilé ìwòsàn, torí náà mi ò kí ń wọ ìbọwó́.

À, oríṣìíríṣìí email tó wúlò, òun ni mo máa ń gbà. Èyí tí àwọn olóyìnbo ń pè ní spam. Tí n bá ti gba báyìí, máa yá tètè gbán sígbó, kó má kọ ọ má gbàyè nínú email mi. Mo máa ń gba àìmọye email àìwúlò lójúmọ́, ó máa ń pọ̀ gan. Tí n bá ti yẹwo, tí n bá ti jí lówurọ̀ báyìí, tí n bá ti fọyín, tí mo ti gbé ẹ̀rọ mi, òun ni màá kọ́ wò. Tí n bá ti ri pé àwọn èyi tio wúlò wọlé, màá yá tètè gbán yọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ mi ò ní jo pẹ́ rárá.

Fun àjọyọ̀ ọjọ́ ìbí mi, mo máa ń ṣe, ibi tó bá ti bá mi náà ni màá ti ṣé. Bo je ọjọ́ tí mi ò lọ ibi iṣẹ́ ni màá ṣe nílé. Ṣùgbọ́n tí bá kọ́ jí láàárọ̀, ọkọ̀ mi àtàwọn ọmọ mi, wọ́n máa ṣàdúrà fún mi, wọ́n máa kọrin fún mi. Ìyá mi àti bàbá mi náà máa pè mí lórí ẹ̀rọ ayára bí àṣá. Wọ́n á pè mí, wọ́n á kí mi, wọ́n á ṣàdúrà. Àwọn ẹ̀gbọ́n mi náà èyí tó máa fi ẹ̀bùn ránṣẹ́ sí mi. Wọ́n máa fi ẹ̀bùn ránṣẹ́ sí mi. Ọkọ̀ mi máa ra àkàrà òyìnbó fún mi. Àwọn ọmọ mi náà lè fún mi lẹ́bùn. Tí bá tú dé ibi iṣẹ́ náà, àwọn iyẹn náà wọ́n á ti kọrin ọjọ́ ìbí fún mi. Wọ́n á jó, wọ́n á bá mi yọ̀, wọ́n á ṣàdúrà oríṣiríṣi fún mi. Lórí ẹ̀rọ mi náà, mo máa gba oríṣiríṣi, oríṣiríṣi ọ̀rọ̀ ni ó máa ń wọlé tí wọ́n máa fí ń kí mi, tí wọ́n máa fí ń ṣàdúrà. Oríṣiríṣi àwọn èèyàn náà máa tún gbé àwòrán mi sí orí, orí ibi púpọ̀ ní orí Íńtánẹ́ẹ̀tì. Wọ́n máa fi àwòrán mi kiri pẹ̀lú ọ̀rọ̀ dáadáa, pẹ̀lú àdúrà bí mo ṣe máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi nìyẹn.

Tí òjò bá ń rọ, ǹkan tí màá n ṣe máa ń yàtọ̀ síra. Tí n mo bá wà ní ilé tó jọ bá ń rọ, ǹkan tí màá kọ́ ṣe, màá kọ́ ti gbogbo fèrèsé náà kó jọ má bá wọlé. Tí n bá ti gbogbo fèrèsé, màá wọ aṣọ otutu fún àwọn ọmọ mi. Ẹ̀mí fúnra mi náà ma bo ara mi dáadáa. Mo máa ń fẹ́ràn kí n má wà ní ibi ibùsùn mi tó jọ bá tí ń rọ torí afẹ́fẹ́ tó má ń fẹ́ ó má ń dùn mọ́ mi. Á wù mi kí ẹ sùn lásìkò náà torí náà tí mo bá wà nílé, mo máa ń sùn lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ṣe ogbà àwọn nǹkan tó yẹ kí n ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ ibi iṣẹ́ ni mo wà, a! Mi ò kí ń fẹ́ràn rárárárá torí ìrònú ma bá mi bí màá ṣe lọlé pẹ̀lú pé ogbèé ta máa ṣe ṣé pọ́nṣanpọ́nṣan pẹ̀lú omi ọ̀jọ̀, àgbàrá òjọ̀ lọ́tunlọ́sì. Mi ò kí ń fẹ́ràn kí òjò má bá mi ń tà rárárárá. Mo máa ń fẹ́ràn kí n má wà nílé kó tó rọ. Tó bá tú wá rọ̀ lọ́wọ́ òru, a! Inú mi máa dùn gan. Mo fẹ́ràn kó máa rọ̀ lóru tí gbogbo èèyàn máa wà nílé tó nídà mu èèyàn kankan. Bí mo ṣe fẹ́ràn ètò nìyen. Ara àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe tí òjò bá ń rọ nìyen.

Kí n tó lọ sùn, àwọn nǹkan tí mo màá n ṣe, mo máa wo gbogbo ilé bóyá wọ́n ti fèrèsé bí wọ́n padé, bóyá gbogbo ilẹ̀kùn wà ní títì. Màá dẹ̀ yọjú sí yàrá àwọn ọmọ mi, bóyá wọ́n bora, boya tẹ́gun o pọ̀jù fún wọn, bóyà mo nílò láti pa fèrèsé wọn dé àbí kí n bá wọn ṣi. Mo máa ye ara wọn wò náà bóya orù o mú wọn, boya otutù o mú wọn, torú bá muwọ́n, màá bá wọn ye aṣọ ibora kúrò lára wọn. Tó tutù bá muwọ́n, màá fi aṣọ ibora bò wọ́n. Kí èmi náà tó wá wọ inú yàrá ibùsùn mi, kí n tó fẹ̀gbẹ́ lélẹ̀ láti sùn, ṣùgbọ́n kí n tó sùn náà, mo máa gba àdúrà, màá fi ago mi, ẹ̀rọ ayára lò bí àsá mi, màá fi ṣeré díẹ̀ kí èmi náà tó wá dijú kí n tó sùn.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára dáadáa nígbà tí mo bá ń jẹun lórí tábìlì àbí tí èèyàn bá se jẹun lórí tábìlì, ibi kí ibi tí ń bá ti ń jẹun, mo ní ìwà tó dára torí tí ń bá ń jẹun, màá panudé. Mi ò kí ń sọ̀rọ̀ tí oúnjẹ bá wà lẹ́nu mi káta má ba sápa mi lórí kí jàmbá kankan má ṣe mí. Yàtọ̀ sí ìyẹn náà, mi ò kí ń lanu sílẹ̀ tí ń bá ń jẹun. Mo máa panudé kóunjẹ́ má ba máa fò lọ́tùn lósì jáde ní ẹnu mi torí ó má ń ríyan lára. Mo ní ìwà tó dára, mo dẹ̀ máa jẹun létòlétò tó jẹ́ pé oúnjẹ ò ní má já sí mi lára àbí já sórí tábìlì àbí kí dọ̀tí wà àbí kí ń jẹun kí ń máa fọwọ́ ta yín. Oríṣíríṣí àwọn nǹkan bẹ́ẹ̀ máa ń rí èèyàn lára, ó máa ń rí èmi fúnra mi lára gẹ́gẹ́ bí èèyàn kan ká tó wá ní kí èmi fúnra mi máa ṣe torí mo nígbàgbọ́ pé àwọn tó bá ń wò mí náà àbá àwọn ta jọ ń jẹun, a máa rí wọn lára. Nítorí ẹ, mo máa ń ṣe tónítóní nídi oúnjẹ mi. Mi ò ń jẹun bó bá ṣe, mi ò ń jẹun bákanbákan ní ìwà tó jẹ́ pé ó máa ní dọ̀tí tó ní jẹ́ kí inú àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi dùn tí wọ́n bá ń wò mí.

Mo máa ń tọ́jú èékánná mi dáadáa torí mo máa ń ge lóòrèkóòrè. Mi ò ní fẹ́ jẹ́ kí ó gùn jù kí n tó ge torí tí ó bá gùn jù tí mi ò bá tètè ge, ìdọ̀tí á máa há sábẹ ẹ. Tí ìdọ̀tí bá dẹ̀ tí ń há sábẹ ẹ, tí wọ́n bá fi irú ẹ jẹun máa fi sẹ́nu. Ó lè kó bá'yàn torí ó máa fa àìsàn sí'yan lára. Táì àìsàn bá dẹ̀ dẹ́lẹ̀ kèrè, ilé ìwòsàn nìyẹn. Èmi gẹ́gẹ́ bí ènìyàn, mi ò fẹ́ràn sí ká máa lo òògùn rárá torí ó máa ń korò. Mi ò dẹ̀ fẹ́ràn sí kí wọ́n máa gún mi lábẹ́rẹ́. Ó máa ń dùn mí, ó máa ń jẹ́ kí n ké bíi ọmọ ìkókó ni. Nítorí náà, mo máa ń ṣètò èékánná mi. Mo máa ń ge lóòrèkóòrè. Mo dẹ̀ máa ń fọwọ́ nígbà ìmọye ìgbàlójúmọ́ kí ìdọ̀tí má bá hà sí abé èékánná mi tó máa wá fa àìsàn sí mi lára. Iléra lọ́rọ̀, mi ò ní owó tí mo fẹ́ ń ná fún dókítà àbí tí mo fẹ́ máa kó lọ sí ilé ìwòsàn. Yàtọ̀ sí yẹn gan, mo dẹ̀ tún tọ́ ọmọ ìkókó lọ́wọ́. Mi ò ní fẹ́ràn kí èékánná mi kọ́rí bákan bákan dé ibi tó máa ma ya ọmọ lára àbí tó máa dé ìgbòsí lára àbí tó máa dé'gbosi èmi náà lára tí n bá ń yúnra àbí tí n bá ń bọ́ ọmọ mi ṣe nǹkan oríṣìíríṣìí. Nítorí náà, èékánná mi, mo máa ń ṣètọ́jú ẹ̀ dáadáa ni.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ nǹkan oríṣiríṣi ní orí Íńtánẹ́ẹ̀tì tí bá gba àwọn ímeelì kankan tí bá nílò láti fi, bá nílò láti kọ àtẹ̀jíṣẹ́ padà sí ẹni tó kọ sí mi. Mo máa lo Íńtánẹ́ẹ̀tì láti fi ránṣẹ́ padà sí ẹni yẹn. Yàtọ̀ sí yẹn gan, tí bá ń ṣe àwọn nǹkan mi lórí Íńtánẹ́ẹ̀tì, tí bá rí nǹkan táwọn, ìtàn táwọn ẹlòmíì kó, mo lè fẹ́ fi ọ̀rọ̀ ààyè tẹ mi náà kí n fi ṣe àpẹẹrẹ fún wọn. Màá dẹ̀ fi, màá rí ibi tí wọ́n tí ń fi èsì padà sí irú ẹ, màá tẹ̀, màá fèsì sí ǹkan tó bá kọ síbẹ̀. Nitorí náà mo máa ń ṣe, mo máa ń lo Íńtánẹ́ẹ̀tì dáadáa, mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì gan ni.

Ojú ọjọ́ tó mọ́ tí kò kórajọ́, òun ni mo fẹ́ràn jù. Kì ń ṣe èyí tó máa dàbí pé ojú fẹ́ ro àbí èyí tórun máa ń mú jù, rárá, mi ò fẹ́ràn e. Irú ojú ọjọ́ tó máa ń wà níbi ago méje àárọ̀, irú ẹ ni mo fẹ́ràn, tó ní ṣórun, tó ní ṣí gbogbo àwọn nǹkan tó máa máa tàyàn lára bíi òórùn àbò ojo. Irú ẹ ni mo fẹ́ràn lójoojúmọ́

Tí n bá ní ìṣòro ní iṣẹ́, mo máa ń kojú rẹ̀ pẹ̀lú àyà mí ni o. Mo máa kọ́ farabalẹ̀ láti ṣe kó ba lè lòtú lójútùú. Ài farabalẹ̀ dojúkọ, wàhálà ni a tún máa bàjẹ́ sí ni. Ifarabalẹ̀ ni màá kọ́ṣe náà tí n bá ti mí sókèsódò. Tí mo mí sókèsódò, màá wá farabalẹ̀, màá wo iṣẹ́ náà, màá wo ìṣòro náà, màá wòó dáadáa. Tí n bá ti wòó dáadáa, màá le mọ irú nǹkan tó yẹ kí n ṣe sí i tí ó fi máa ní ìyànjú.

Àìmọye ìgbà ni màá lo fóònù mi lójoojúmọ́. Mi ò le sọ pé iye ìgbà báyìí ni mo máa ń lo, kò ní iye ìgbà. Torí tí n bá fẹ́ wo ago, màá tàn. Tó bá rẹ́ mi díẹ̀, fóònù náà ni màá gbé. Ti n bá fẹ́ bọ́kọ̀ mi sọ̀rọ̀, màá gbé fóònù náà ni. Ti n bá fẹ́ pé ìyá mi bí mo ṣe máa ń pè ìyá àti bàbá mi lójoojúmọ́ lóòrèkóòrè, fóònù yìí náà ni. Mi ò le sọ pé iye ìgbà báyìí. Òun ló ṣe ń pe ní àpamọ́wọ́. Torí ọwọ́ ni wàá fi sí bó ṣe kéré yẹn. Wàá ṣà máa tẹ́tẹ. Ti n bá wà nínú ọkọ̀ kan, màá tẹ́. Ti n bá wà ní ibi iṣẹ́, màá tẹ́. Ti n bá wà nínú ilé, bí mo ṣe wà lórí ìbùsùn yìí, màá gbé, màá wojú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mi ò le sọ pé iye ìgbà báyìí ni mo máa ń lo fóònù mi lójoojúmọ́.

Rárá o, mi ò kí ń ṣẹ eni tó máa ń jí ní kùtùkùtù. Ìgbà tí mo máa ń jí ní kùtùkùtù ti kọjá sẹ́yìn ìgbà táwọn ọmọ mi àkọ́bí àti ọmọ mi kejì tọ́ yìí kéré tán wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, òun ní mo máa ń jí ní kùtù àì kí ń ba lè dáná tí ń le wẹ̀ fún wọn kí lè mójú tó wọn. Ṣùgbọ́n lọ́wọ́ lọ́wọ́ báyìí àwọn fúnra wọn, àwọn ló máa ń jí torí wón ti wà ní ilé ìwé girama báyìí. Àwọn fúnra wọn ló máa ń jíra wọn, lọ́ máa lọ wẹ̀, lọ máa ń ṣe gbogbo nǹkan tó yẹ ki won ṣe létòletò. Èmi mo máa ń fẹ́ràn kí n máa jí ní bí aago mẹ́ẹ̀jọ àbá aago mẹ́sàn sí mẹ́wàá. Mi ò kí ń fẹ́ràn kí n máa jí ní kùtùkùtù àì bí oji oji mi. Mi ò fẹ́ràn rẹ̀ rárá, mi ò nífẹ̀ẹ́ síi. Mo fẹ́ràn kí n máa sùn pẹ́. Mo lè pẹ́ kí ń tó sùn lálẹ́ o, sugbon lọ́wúrọ̀ yẹn. Mi ò fẹ́ràn kí n máa jí ní kùtù àì rárárárá.

Ìdárayá, ṣe mo máa ń ṣe ìdárayá? Rárá o, mi ò kí ń ṣe ìdárayá. Ìdárayá tí ọ̀rọ̀ yí ń sọ bó ṣe yémí sí, mi ò kí ń ṣe ìdárayá rárá torí mo jẹ́ ẹni tó fẹ́ràn láti máa wà nínú ilé. Mi ò ṣe ẹni tó máa ń jáde lọ jáde sóde lọ́tunlọ́sì.

Mo fẹ́ràn láti wọ aṣọ tó máa ń bo ara. Mi ò fẹ́ràn kí n máa ṣi ara sílẹ̀ nígbà kankan gẹ́gẹ́ bí ọmọ dada tó kán lé rere ní ilé ìgbàgbọ́. Mi ò kí ń láìkì, mi ò fẹ́ràn láti máa ṣi ara sílẹ̀. Aṣọ tó máa bo ara mi. Kì ń ṣe pé màá bo ara látòké dé lẹ̀ bí ẹlẹ́ha ó rara, ṣùgbọ́n kí mi ò fẹ́ràn aṣọ tó máa ṣí ọyàn sílẹ̀ àbí tó máa ṣí ìdí mi sílẹ̀, àbí etí màá máa lọ tó máa fojú ọmọ burúkú wò mi, ọmọ tó ò níran, ọmọ tí wọ́n kàn lé rara. Mi ò kí ń fẹ́ràn iru aṣọ bẹ́ẹ̀ yẹn. Aṣọ tó tọ ọmọlúàbí máa wọ̀, tí wàá wò, tí wàá mọ̀ pé ọmọlúàbí ló ń bọ̀ yẹn torí ìríní sí òun ni wọ́n ṣe máa ń wú ìwà sí yàn. Mi ò fẹ́ nǹkan to ẹ́ pé àwọn èèyàn fi máa sọ̀rọ̀ ìdọ̀tí sí mi. Tí n bá dẹ́ mu ra bákan bákan, ó máa jẹ́ kí àwọn èèyàn máa sọ̀rọ̀ ìdọ̀tí sí yàn. Mi ò fẹ́ràn ẹ bẹ yẹn rara.

Aago méje òwúrọ̀ ni mo ṣètò agogo ìjí mi sí. Tí n bá dé tí jí, tó bá ti jí mi, ni agogo méje yẹn, màá kọ́ ná tán ta ná lórí ibùsùn mi. Tí n bá ti nà, màá sáré pa agogo èbùjí mi yẹn kó má bàá jí àwọn èèyàn tó kú sílẹ̀. Tí n bá ti pa báyẹn, màá ṣàdúrà. Tí n bá ti ṣàdúrà, màá fọwọ́ tọ ọkọ mi, màá kìí, màá dìde. Màá lọ sí balùwẹ̀, màá lọ fọ eyín, màá fọ ojú, màá sì bọ́ sí iyàrá ta tí n dáná láti ṣe oúnjẹ fún àwọn mọ̀lẹ́bí mi. Mi ò fẹ́ràn kó lọ máa jẹun nta àbí kó máa pẹ́ jẹun. Bá ṣe jí bayi tí mo ti fọ ẹnu mi, òún tí màá kọ́ ṣe ni kí n bọ́ sí iyàrá dáná kí n dáná oúnjẹ táwọn ẹbí máa jẹ.

Bí mo ṣe máa ń jí l'òwúrò. Lórí ibùsùn mi ni mo ṣe máa ń jí l'òwúrò. Tí agogo obiji mi bá ti jí mi, tó bá ti dún, tó bá ti ké tó ti dún láàárọ̀ yẹn, màá nà, màá jí, màá dìde, màá gbàdúrà ná. Tí mo bá gbàdúrà, màá kí ọkọ mi, màá lọ sí balùwẹ̀, màá bọ́jú, màá foyín mi, màá lọ sí íyàrá-ìdáná, màá kọ́ omo mi ná. Tí n mbá ti mo mi, màá tú ibẹ̀ ṣe tó bá jẹ́ láwọn abọ́ tí a fọ̀ ní alẹ́ ọjọ́ tó kọjá, màá débẹ̀, màá fọ̀, màá dẹ́bẹ̀rẹ̀ síi ń dáná tí gbogbo ilé máa jẹ. Tí m bá déni dáná, tí m bá ṣe múru, tí mo bá ṣe jí, màá bọ́ sí balùwẹ̀, màá fọyín, màá wẹ̀, màá múra atí màá lọ síbi iṣẹ́. Bí mo ṣe máa ń jí lójoojúmọ́ òwúrò ni.

Báwo ni mo ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀? Pẹ̀lú sùúrù àti ọ̀yàyà ni o. Òun ni mo fi máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ torí tí o bá pariwo mọ́ wọn, àbòjá gbé mọ́ wọn, wọ́n lè máa bẹ ẹ rajà mọ́. Àwọn dè ní ẹ̀mí ọjà rẹ torí mo fẹ́ pa owó, mi ò sá lè rajà. Kò jẹ́ mi náà ni máa lò, owó ni mo fi rajà. Màá dé fẹ́ pa èrè àti ojú owó náà nínú ọjà náà torí náà sùúrù àti ọ̀yàyà, òun ni mo fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ tí mo fi máa ń bá wọn ṣe.

Rárá, mi ò kí ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi torí mi ò fi bẹ́ẹ̀ mọ nǹkan tí ìgbéjáde ní ibi iṣẹ́ tó túmọ̀ sí. Òrò náà ò ye mi. Òrò Yorùbá náà lágbára díẹ̀. Ìgbéjáde ṣe láti lọ polówó ọjà ni àbí láti lọ sọ̀rọ̀ lórí iṣẹ́ tá a n ṣe? Èwo ló ń jẹ́ ìgbéjáde? Ẹ ṣe àlàyé ẹ̀ dáadáa, tó bá kọ́ dáadáa ní èdè tí mo gbọ́ tó ní ìtumọ̀ dáadáa, màá le sọ̀rọ̀ lé lórí i.

Ṣé mo ní ètò ìdárayá? Ṣá, ṣalé ni mo ní ètò ìdárayá. Rárá, mi ò ní ètò ìdárayá. Tí bá ṣà ti rí àwọn ọmọ mi tó ti wà lálàáfíà ti mo ti rí àwọn ọkọ mi, ìyẹn náà ti dá mi lárayá. Ara mi á yá, mo gbọ́e á lọ rẹ́gírẹ́gi. Tó bá ti sí wàhálà, tí lè mi wà lálàáfíà tọ́ko àwọn ọmọ tó wà lálàáfíà, ìdárayá kan náà nìyẹn. Ìyẹn náà ti tó fún mi láti dá ara mi yá.

Bẹ́ẹ̀ni, mo máa ń rọrùn tí ń bá ń sùn. Mo máa ń lo nǹkan láti rọrùn mi tí ń bá fẹ́ sùn. Ṣùgbọ́n tí mi ò bá lòó dáadáa ńgbà míì, ó máa ń jẹ́ kọ́rùn ro mí. Mo máa jí pẹ̀lú ọrùn ríro, àbí ẹgbẹ́ rírọ, àbí ẹ̀yìn dídùn. Ṣùgbọ́n tí n bá lòó dáadáa, mo máa ń jí dáadáa, tóò ní sí ibi kankan tó ń dùn mí. Àmọ́ tí ŉ bá lòó dáadáa, tí ŉ bá fi sí ọrùn mi dáadáa, àbí fi sí ẹ̀gbẹ́, àbí tí mo lòó ní ìlànà tóò yẹ kí n lòó, ó máa ń fa àrùn ara ríro fún mi àbí ọrùn ríro.

Mi ò kí ń sábà jẹ́un ọ̀sán lójoojúmọ́. Tí n bá dẹ̀ máa fẹ́ jẹ oúnjẹ ọ̀sán, ìpanu, ìpápanu ni mo máa kọ́ fi jẹ oúnjẹ ọ̀sán. Mi ò kí ń jẹ oúnjẹ bí ẹ̀bà, ìrẹsì, ẹ̀wà àbáwọn kankan bẹ́ẹ̀. Mo kan lè jẹ bí ìpékeré, kúlíkúlí, ẹ̀pà, àwọn nǹkan pẹpẹpẹ kí n kọ́ fi panu. Ṣùgbọ́n pé kí eyàn jẹ ohun gidi yẹn bí àwọn bread, tea tí mi ò kí ń ṣe yẹn. Àwọn nǹkan pẹpẹpẹ ni mo kọ́ máa fi ń panu torí tí bá fi lè jẹ oúnjẹ ọ̀sán, ó máa di ìṣòro fún mi láti lè jẹ oúnjẹ alẹ́. Inú mi máa ti kún. Mo dẹ̀ fẹ́ràn láti máa jẹ oúnjẹ alẹ́, oúnjẹ ọ̀sán. Nítorí náà, màá, màá rí dájú pé mi ò jẹ́ nǹkan púpọ̀ bẹ́yẹn lọ́sàn án kí ikùn mi bá lè gba oúnjẹ alẹ́.

Èwo ni ẹ ń pè ní ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Mo lérò pé àwọn ìgbàgbọ́ ìsẹ̀mbáyé lẹ fẹ́ sọ. Tó bá jẹ bẹ́ẹ̀ ni bó bá dẹ kí n sọ òun. Èmi ò nígbàgbọ́ nínú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn o. Onígbàgbọ́ ni mí, Krìstẹ́nì òdodo ni mí. Mo máa ń lọ sí ilé ìjọsìn. Mo gbàgbe, mo gbàgbọ́ nínú Jésù Kristi. Mi ò gbàgbọ́ nínú àwọn, àwọn ìgbàgbọ́ tó ń gba igi gbọ́ àbí gba Ṣàngó àbí Ògún. Mi ò gba gbọ́gbo àwọn iyen gbọ́. Jésù Kristi, òun ni mo tẹ̀lé. Òun ni mo nígbàgbọ́ nínú, òun dẹ̀ ni mò ń sùn. Ọlọ́run tíbí Joshua, òun ni èmi ń sìn. Èmi ò nígbàgbọ́ nínú àwọn atẹ́wọ́dọ́wọ́

Owó iṣẹ́. Kí ni ìtumọ̀ owó iṣẹ́ tí ẹ̀yin ń sọ? Ṣé owó tí máa ń pa ni ẹnu iṣẹ́ ni? Àbí àwọn owó tí máa ń kójọ tí máa ń lò níbi iṣẹ́? Mi ò mọ ìtumọ̀ yìí tí ẹ ń sọ. Ṣugbọn tó bá jẹ́ owó tí mò ń kójọ láti lò níbi iṣẹ́ ni, mo máa ń ṣètò ẹ́ tí bá ti gba owó oṣù. Mo máa yọ díẹ̀ ṣẹ́gbẹ̀ẹ́ tí mo lè lò fún iṣẹ́. Tó bá dẹ̀ jẹ́ owó tí a fi ń ṣiṣẹ́ náà ni, bẹ́ẹ̀ yẹn náà ni. Bá ti gba owó oṣù àbí tí mo ti gba owó ọjà, màá yọ díẹ̀ ṣẹ́gbẹ̀ẹ́ tí mo lè lò fún iṣẹ́ lóòrèkóòrè kí iṣẹ́ lè máa lọ dédé.

Nígbà tí nǹkan ò ṣe mí, nígbà tí ọpọlọ mi kò dàrú, báwo ni mo ṣe fẹ́ na ara mi? Mi ò kí ń na ara mi o. Orí mi pé mo máa ń tọ́jú ara mi ni, mi ò kí ń na ara mi. Mo ṣe máa na ara mi. Ṣé mo ṣe ara mi ni? Tí n bá ti è ṣe ara mi, màá dáríji ara mi. Ṣùgbọ́n kí n wá máa na ara mi. À, ẹni tí orí ò pé àbí tí nǹkan ń ṣe lọ́pọlọ tó láárùn ọpọlọ, òun lólè máa na ara rẹ̀. Ṣùgbọ́n orí tèmi pé, orí mi dẹ̀ pé bí alájọṣọmọ́lù, mi ò kí ń na ara mi. Mi ò yá wèrè. Orí mi pé mo, mo, mo wà lálafiá.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Ẹ̀gbọ́n mi ọkùnrin ló kọ́ mi ní kẹ̀kẹ́ gígùn láti kékeré. Mo dé tí kọ́, láti ìgbà yẹn mi ò dẹ̀ gbàgbé. Tí bá yí rí kẹ̀kẹ́ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe wà yìí, màá gun dáadáa. Mo lè gun dáadáa, mo lè gun kẹ̀kẹ́ dáadáa. Mo mọ̀ ọ́ wà, mo lè sáré, mo lè nàró lórí ẹ̀, mo lè jókòó, mo lè sáré, mo lè ṣe bó ti wun mi lórí kẹ̀kẹ́.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju, òun ni ọsàn àti àgbálùmọ̀. Mo fẹ́ràn kí máa mú ọsàn gan, nígbà tí èso yẹn tó bá jẹ́ àsìkò ẹ̀ tó wà níta, mo fẹ́ràn láti máa mú gan. Àgbálùmọ̀ náà, àgbálùmọ̀ tó bá dùn, mo fẹ́ràn láti máa mú gan. Mo sì máa mú lóore kóòre nígbàkigbà tó bá ti jáde. Léní gan, mo yìí mú àgbálùmọ̀, mo rà á nígbà tí mọ́ ń bọ̀ láti ibi iṣẹ́, mo dẹ̀ mú. Bo ṣe wumí, mo mú ó pọ̀ tí mo mu, torí ó máa ń ṣaara lóore, ó sì da fún ara.

Rárá, mi ò lọ ṣọdẹ rí. Láì kí n ṣe aṣọ́bodè. Mi ò lọ ṣọdẹ rí o, ìyàwó ilé ni mí, ilé ni mo máa ń wà, ilé ni mo sì ń sùn. Mi ò ṣọdẹ níta rí rárárárá. Mi ò tí èlé ṣọdẹ. Àwọn tó ń ṣọdẹ wà, àwọn tó kọ́ṣẹ́ sí ṣọdẹ, wọ́n dẹ̀ ní ìbọn tan lè fi dáàbò bò ra wọn, àwọn yẹn na n ṣọdẹ. Èmi ò kí ń ṣe aṣọ́bodè, mi ò dẹ̀ kí ń ṣe ṣọdẹ ṣọdẹ.

Àwọn app tí mo máa ń lò jù, òhun ni Facebook, mo máa ń lo WhatsApp náà, mo máa ń lo Google láìmọye ìgbà, mo máa ń lo YouTube náà, mo máa ń lo AI náà àti èwo tún ni mo máa tún lò náà, mo máa ń lo Snapchat, mo máa ń lo X, mo máa ń lo Instagram náà. Àwọn app tí mo máa ń lò níyẹn lórí fóònù mi. Àwọn tí mo máa ń lò nìyẹn.

Rárá o, mi ò kí ń kọ lẹ́tà fún àwọn ènìyàn nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yí mi ká, gbogbo wọn ló kàwé, ló mọ lẹ́tà kọ fúnra wọn, wón lè dákọ, wón lè sọ òyìnbó, wón lè dẹ dàkọ ǹkan fúnra wọn. Nítorí è, mi ò nílò láti bá èèyàn kankan kọ lẹ́tà. Láyé àtijọ́ na ti ń bá èèyàn kọ lẹ́tà. Ṣùgbọ́n ní ayé òde táa wà nísìíń, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ ìwé kọ, torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kàwé, na dẹ̀ ṣe àṣeyẹge. Èetò dẹ kàwé náà, ara e ètò kàwé tan á ká dé ibi tó máa lè fi kọ orúkọ ara e, tó lè kọ ǹkan sílẹ̀, tó lè dá lẹ́tà rẹ̀ kọ.

Bí oṣù méjì sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ilé ìwòsàn lọ rí dọ́kítà eléyín láti lọ yẹ eyín mi wò nítorí mo ní èyí tí wọ́n ń pè ní eyín ike ní bí oṣù mẹ́ta sẹ́yìn. Ó bẹ̀rẹ̀ sí ń dùn mí díẹ̀díẹ̀. Mo wá lọ sí ilé ìwòsàn láti lọ rí dọ́kítà ilé eyín. Wọn dẹ̀ bá mi ṣe àyẹ̀wò ẹ̀. Wọn yọọ́, wọ́n ṣe àtúnṣe, wọ́n wo nǹkan tó ṣe é tó fi lè máa dùn mí. Wọn dẹ̀ tún fi sí padà. Nígbà yẹn kán tó ṣeé tán, mo pààrọ̀ ilé ìwòsàn fún bí ẹ̀ẹ̀mẹ́rin kán tó wá ṣeé tán, kán tó ṣe ìlera ẹ̀ tán. Wọ́n dẹ̀ fún mi láwọn òògùn tí màá máa lò náà tóò fi ní dùn mí mọ́. Nítorí náà oṣù méjì sẹ́yìn ni mo lọ ṣe àyẹ̀wò eyín mi kẹ́yìn.

Lójúmọ́ mo máa ń mu tó lítà mẹ́ta omi lójúmọ́ kí lẹ̀ tó ṣú, torí mo jẹ́ ẹni tó máa ń mu omi gan. Mo fẹ́ràn omi mímu gan pẹ̀lú pé mo tún gbọ́ pé láti ma mu omi máa ń ó dáa fún ara, ó máa ń fọ ìdọ̀tí ara, kò kí ń jẹ́ kí kíndìnrín wa kó ní ìṣòro, ó máa ń fọ ìdọ̀tí ara, èèyàn a máa tọ dáadáa, wa máa tọ ìdọ̀tí ara nù. Nítorí náà mo fẹ́ràn láti máa mu omi gan, mo dẹ̀ máa ń mu omi gan. Lójúmọ́ mo máa ń mu tó lítà mẹ́ta.

Àràárọ̀ tí ń bá ti jí, kí n tó bọ́ta nínú yàrá mi lórí ibùsùn mi, mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi láti orí ẹ̀rọ ọwọ́ mi, ẹ̀rọ alágbèéká ayélujára tó wà lọ́wọ́ mi. Mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi láràárọ̀ ní ojoojúmọ́. Tí mo bá dé ṣe nílé, tí mo bá dé ibi iṣẹ́, màá rí dájú wípé mo ṣe é torí a mọ ìgbà tí ìròyìn pàtàkì lè wọlé tán wá wá, tó dé máa ní iye ìgbà tó gbọdọ̀ tètè dáhùn sí irú ìròyìn bẹ́yẹn. Nítorí náà, lójoojúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi.

Àwọn alábàáṣiṣẹ́ mi ló máa ń fún mi ní ìtara ní ẹnu iṣẹ́. Tí a bá ti jọ ń ṣiṣẹ́, mi ò fẹ́ràn kí n máa bá àwọn alápámaṣiṣẹ́ ṣiṣẹ́. Mo fẹ́ràn àwọn akíkanjú kí a jọ máa ṣiṣẹ́. Iyẹn ló máa ń jẹ́ kí iṣẹ́ yá mi lára àti ṣe tó kì í fa ìfàṣẹ́yìn lẹ́nu iṣẹ́

Rárá o, mi ò fẹ́ràn kí ń máa ra oúnjẹ ní òpópónà torí mi ò mọ irú omi tó fi sè, mi ò mọ ìṣọ́wọ́ tó fi sè. Kí oluwa e má lọ délé, má tẹ́di wo po, má yàgbẹ́ gburu. Mi ò fẹ́ràn láti má ra oúnjẹ ní òpópónà. Mo, mo ì fẹ́ kí ń ṣe oúnjẹ mi wá láti ilé. Tí bá ṣe oúnjẹ, tébi bá pa mí, kí ń ṣe oúnjẹ láti ilé. Tí bá ti ẹ̀ ń lọ síbi iṣẹ́ gan kí ń ṣe oúnjẹ mi láti ilé. Kì í ṣe kí ń lọ má ra oúnjẹ ní òpópónà torí èèyàn lè kó àìsàn ní àti bẹ̀

Mi ò kí ń jẹ́ kí fóònù mi gbóná nígbà kankan rárárárá torí mi ò fẹ́ jẹ́ kí ó tètè bàjẹ́. Nítorí náà, mi ò ń jẹ́ kó gbóná nígbà kankan, tó bá ti fẹ́ máa gbóná báyìí tí ń bá ti rí pé mo ti ń lò ó pẹ́ jù, màá tún gbé e sílẹ̀ kó sinmi díẹ̀ torí mi ò lówó láti máa tún fóònù ṣe àbí láti máa ra fóònù lẹ́ẹ̀mẹwàá. Nítorí ẹ, mo máa ń kẹ́ eyì tí mo ní ohun a ní, ohun là ń á ní. Mi ò kí ń jẹ́ kí fóònù mi gbóná nígbà kankan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi, ṣùgbọ́n kì í ṣe lóòrèkóòrè. Lẹ́kànkan ni, kì í ṣe ní gbogbo ìgbà. Tí nbá ti rí wipé àsìkò ti tó láti ṣe ìmúdójúìwọ̀n rẹ̀, mo máa ń ṣe é. Ṣùgbọ́n igbà mí, mo máa ń gbàgbé náà. Ọkọ mi máa rán mi létí àbí kóun fúnra fún rẹ̀ kó bá mi ṣe é.

Ah! Ìdènà ọkọ̀ yẹn, ìṣòro àkọ́kọ́ tí ìlú tí mo wà yìí tó jẹ́ ìlú Èkó òhun nìyẹn o. Tí ìdènà ọkọ̀ bá ti wà báyìí, sùúrù náà ni oní kálùkù máa ní àwọn ọlọ́pàá àwọn amófin irú gbogbo wọn ni won máa dúró sí òpópónà ọ̀nà láti jẹ́ kí gbogbo ẹ máa lọ létò létò létò. Ṣùgbọ́n n gbà mìí na kò ní lójú gbogbo ẹ máa dàrú ni. Sùúrù náà la máa ní títí táa fi máa dé ibi táa n lọ sùúrù ni, ni màá n ní.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi torí wón bí mi ní oṣù kẹjọ, oṣù kẹjọ, oṣù keje na bí mi. Mo dẹ̀ mọ̀ pé ìràwọ̀ mi, àmì ìràwọ̀ mi ni Leo. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn, kò sí ǹkan mi tí mo mọ̀ nípa. Mi ò mọ ìlọsíwájú àbí ìlọ́sẹ̀yìn, mi ò mọ̀ kankan nípa yàtọ̀ sí yẹn. Ṣùgbọ́n mo mọ̀ pé oṣù keje lọ bí mi, ìràwọ̀ oṣù keje òun ni wọ́n ń pè ní Leo.

Rárá o, èmi ò ṣìnà rí torí tí n bá ń lọ síbi tí mi ò mọ̀, mo máa ń rí dájú pé mo máa ń béèrè ọ̀nà. Tí n bá ń rìn síwájú díẹ̀, màá béèrè ọ̀nà. Tí n bá ń rìn síwájú díẹ̀, màá béèrè ọ̀nà. Mo dẹ̀ máa ń rí dájú pé mo ní nọ́mbà ẹni tí mo fẹ́ lọ bá kí ń ba lè máa pè lóòrè kóòrè kó máa ṣàpèjúwe ọ̀nà fún mi. Tí n bá dẹ̀ ní nọ́mbà tó bá jẹ́ ibi tó jẹ́ mo ti fẹ́ lọ ṣe nǹkan tó kọ̀ jù we e fun, màá ma béèrè lẹ́ẹ̀mẹ́wàá torí ibi tí mo ti wá, wọ́n á ní abèrè ọ̀nà kì í ṣìnà. Mi ò dẹ̀ fẹ́ ṣìnà, mi ò fẹ́ sọnù torí e bó jẹ́ àwọn tón tà ń kọ́ lẹ́ẹ̀gbẹ́ títì ni, màá béèrè ọ̀nà lọ́wọ́ wọn. Bó jẹ́ awakọ̀ ni, màá béèrè ọ̀nà. Bó jẹ́ ẹni tó ń rìn kọjá, màá béèrè ọ̀nà kí ń má ba sọnù torí ìlú tí mo wá yìí, tó bá sọnù, wọ́n lè jí ẹ gbé o. Torí náà, mo máa ń béèrè ọ̀nà dé ibi tí màá sì mọ ibi tí mò ń lọ sì máa fi débé láyé ọ̀táàláfiá.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream òun ni chocolate àti vanilla. Mo fẹ́ràn rẹ̀ gan ni. Mo lè lá, lá, lá. Tí èyín fi máa ma dùn mí tí gbogbo inú máa fi tutù yányan, mo máa lá, lá, lá. Adùn méjì tí mo fẹ́ràn nìyen, chocolate àti vanilla òun ni mo fẹ́ràn jù nínú adùn ice cream.

Irú ìwádìí wo, mi ò kín ṣe ìwádìí àwọn alábàáṣepọ̀ mi o, o ní kaluku wá ibi iṣẹ́, àwọn ẹni tó ní ibi iṣẹ́ àwọn ló máa ṣe ìwádìí ẹni tó wá sọ́dọ̀ wọn láti wá ṣiṣẹ́, kì í ṣe ẹ̀tọ́ mi àbí ààyè mi láti má ṣe ìwádìí wọn àfi tí nǹkan bá ṣẹlẹ̀, bóyá nǹkan dín nǹkan ṣọnù a lè máa ṣe ìwádìí, ṣùgbọ́n yàtọ̀ sí yẹn mi ò ṣe ìwádìí ẹ̀yán kankan.

Bẹ́ẹ̀ni, mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa. Nígbà mí tí n bá ṣẹ̀ pàdé ẹni tí mo bá fẹ́ ṣiṣẹ́, màá ṣiṣẹ́ ọ̀fẹ́ fún ẹni yẹn kí ó ba lè mọ irú iṣẹ́ tí mo lè ṣe. Torí ẹ, màá ṣiṣẹ́ ọ̀fẹ́ kó ba lè mọ bí iṣẹ́ ọwọ́ mi ṣe rí fún un. Màá kọ́ ṣiṣẹ́ ọ̀fẹ́ díẹ̀ fún ùn, mo lè má gba owó ṣùgbọ́n a lè rí bí iṣẹ́ ọwọ́ mi ṣe rí kó ba lè fún mi ní iṣẹ́ tó dẹ̀ máa san owó dáadáa fún mi. Torí náà, mo máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́ fún àwọn èèyàn nígbà mí láti ṣe ìpolówó iṣẹ́ tí mò ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Lẹ́kọ̀ọ̀kan, tí òórùn bá mú lọ́sàn tí mo bá fẹ́ jáde, mo lè fi borí, àbí ìgbà mí tí mi ò bá ṣe irun, mo lè fi fìlà borí náà. Ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Tí irun mi bá dàrú náà tí mi ò fẹ́ yà àbí tí mi ò fẹ́ wàhálà ára mi lórí ẹ̀, mo lè fi fìlà borí. Lẹ́kọ̀ọ̀kan dẹ̀ ni, kì í ṣe ní gbogbo ìgbà.

Kò níye ìgbà tí màá fọwọ́ lójoojúmọ́ o. Mo máa ń fọwọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Tí n bá se oúnjẹ, màá fọwọ́, tí n bá yún idi, màá fọwọ́, tí n bá fọwọ́ yúnra, màá fọwọ́, tí n bá fọwọ́ ṣèdọ̀tí, màá fọwọ́, tí n bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀, màá fọwọ́. Àìmọye ìgbà. Mo dẹ̀tún tó mọ́ lọ́wọ́. Mi ò dẹ̀ fẹ́ kọ́mọ́ náà ṣàìsàn. Nítorí náà, iye ìgbà kò níye ìgbà tí mo máa ń fọwọ́ lójoojúmọ́. Iye ìgbà náà máa ń pọ̀ gan, kò tẹ̀ẹ̀ ṣe é ká. Mo máa ń fọwọ́ dédé torí onímọ́tótó ni mí.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó da fún ìlera torí ìlera lọ́rọ̀. Oúnjẹ tó ń ṣara loore bíi ẹ̀fọ́ èso, àwọn ewédú, ẹ̀fọ́ gúre, ẹ̀fọ́ úgú tó ń fún yànlẹ́ jẹ tó máa jẹ́ ká ra dánmọ́rán. Irú àwọn oúnjẹ bẹ́yẹ̀n mo máa ń jẹ́ dáadáa. Mi ò kì í jẹ àwọn nǹkan tó ní ṣe ara loore torí mo ti ń dàgbà. Mi ò dẹ̀ fẹ́ jẹ́ kí mo máa lọ sí ilé ìwòsàn lẹ́ẹ̀mẹwàá, torí náà mo máa ń jẹ àwọn nǹkan tó máa ṣe ara loore tó máa fún mi ní ìlera.

Bí mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́, a, ìbéèrè yìí lágbára o, ẹ bá ṣàlàyé dáadáa ká lè mọ ìdáhùn ta máa ṣe sí i. Bí mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ṣé tèmi àtàwọn ọ̀rẹ́ mi bá jáde ta bá ra nǹkan ba ṣe máa ń pín owó láti san ni àbí bá ṣe máa ń kó owó jọ ra nǹkan kò yé mi rá rárá. Ẹ jẹ́ kí ìbéèrè yín kó máa ní ìtumọ̀ ká lè fi ìdáhùn tó máa ní ìtumọ̀ síná.

Batiri fóònù mi máa ń dúró gan. Batiri fóònù mi tí n bá ti tẹ̀wọ́nà tó ti kún dáadáa, ó lè lo ọjọ́ méjì àbí ọjọ́ kan àtàbò kó tó kú kó tó bẹ̀rẹ̀ sí máa lọ sílẹ̀ torí ẹ ó da gan batiri fóònù mi. Fóònù Redmi dé ni mò ń lò, batiri ẹ da gan, ó máa ń lo ọjọ́ méjì tí mi ò bá fí sére jù.

Oṣù keje nínú ọdún ọ̀ún ni a bí mi. Èyí tí àwọn olóyìnbo ń pè ní July, ọ̀ún ni a bí mi. Oṣù keje nínú ọdún, ọ̀ún ni wọ́n bí èmi Olúwakẹ́mi kòfọwọ́rọ́là, ọmọ àwọ̀lu máa tẹ̀. Oṣù keje ni oṣù tí a bí mi.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ní ọ̀nà tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ mi, tó bá jẹ́ níbi owó ni, tó bá jẹ́ níbi aṣọ ni, tó bá jẹ́ níbi oúnjẹ ni, tó bá dẹ̀ jẹ́ níbi iṣẹ́. Ni ọ̀nàkọnà tó bá gbà nílò ìrànlọ́wọ́ mi, òun ni mo ti máa ń gbìyànjú láti ṣe ìrànlọ́wọ́ fún wọn. Bó jẹ́ owó funfun wọn ni, bó jẹ́ kí n rán oúnjẹ, bó jẹ́ kí n bá wọn wáṣẹ́, bó jẹ́ kí n bá wọn ṣiṣẹ́ ni, ibikíbi tó bá ti nílò ìrànlọ́wọ́ mi, òun náà ni máa ń gbà ṣe ìrànlọ́wọ́ fún wọn.

Ìbéèrè yín yìí oní bo ṣe jẹ́ torí kò sí ǹkan tó túmọ̀ sí ṣe o ní nọ́mbà orílẹ̀. Orílẹ̀ bíi ti báwo kí ló ń je orílẹ̀. Tí ẹ bá fẹ́ bèèrè ìbéèrè bí mo ṣe sọ lẹ́ sẹ́yìn, ẹ jẹ́ kí ìbéèrè yín kó máa nìtumọ̀ ká lè mọ ìdáhùn tí a máa dáhùn sí. Èmi ò mọ ǹkan tó ń jẹ́ ṣe o ní nọ́mbà orílẹ̀, kò yé mi o.

Rárá o, èmi máa ń jẹ ẹran o. Mo máa ń jẹ ẹran màálù, mo máa ń jẹ ẹja, mo máa ń jẹ ẹran oríṣìíríṣìí, mo máa ń jẹ ẹran ajá, mo máa ń jẹ ẹran ìgbẹ́, mo máa ń jẹ ẹran ẹṣin náà àti àwọn ẹranko omi. Mo máa ń jẹ ẹran dáadáa. Mo máa ń jẹ ẹran.

Èdè wo lẹ tún gbé wá yi? Èwo lo ń jẹ́ nígbà wo ni o máa ń fàá? Kò sí Yorùbá tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Mi ò mọ ìtumọ̀ nǹkan tó ń jẹ́ fàá. Fa kí ni? Àbí faná, fa-fáàrí àbí báwo, kò yé mi o. Tẹ bá fẹ́ bèrè ibèrè, ẹ jẹ́ kí ìbẹ̀rẹ̀ yín kó ní ìtumọ̀ dáadáa.

Rárá o, èmi ò lé ẹnikẹ́ni kúrò níbi iṣẹ́ rí o, torí mi ò ní fẹ́ gba ẹ̀jẹ́ lẹ́nu ẹnikẹ́ni tí eyan ò bá ṣiṣẹ́ dáadáa. Paríparí ẹ, mà á fẹjú ẹni náà sùn ṣùgbọ́n kí n ṣe kí n wá lé e kúrò lẹ́nu iṣẹ́. Mi ò lọ́kàn ẹrú ẹ o. Mi ò ní ìwà bẹ́ẹ̀ yẹn láti leè yan kúrò ní ẹnu iṣẹ́

Bẹ́ẹ̀ni orúkọ mi ni Oluwakemi. Èyí tó túmọ̀ sí ẹni tí Ọlọ́run ṣè iké ee, ẹni tí Ọlọ́run ké. Òun ni ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi kejì, ó ń jẹ́ kò fowó ra ọlá. Ó jẹ́ ẹni tí Ọlọ́run, tí ó fún ní ọlá, tí kò tiraka, tí kò ṣe wàhálà. Kí ọlá náà tó bá, kó tó rí ọlá náà lo, ki ọlá náà tó wá sí ilé ayé kò fowó ro ọlá. Mi ò nira, mi ò fi owó ra ọlá. Ọlá wá bá mi ni. Ó bá mi jí, ó bá mi nílé, ó bá mi gbé, ó bá mi dàgbà. Ìtumọ̀ orúkọ mi nìyẹn.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn yíya àwòrán gan-an ni lọ́pọ̀lọpọ̀. Torí tí o bá ya àwòrán, òun ló máa jẹ́ orán tí nǹkan tó ṣẹlẹ̀ lánàá, òun ló máa fún ẹ ní memory oríṣiríṣi tó ní jẹ́ o gbàgbé àwọn nǹkan kan. Àwòrán máa ń jẹ́ kí a rántí nǹkan tí a ti ṣe sẹ́yìn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àwọn nǹkan tó ṣe sẹ́yìn lọ́dún mẹ́wàá tó bá rí àwòrán ẹ̀, ó máa jẹ́ o rẹ́ rìín ó lè jẹ́ o rẹ́ rìín, ó lè banúyanjẹ ṣùgbọ́n ó máa ń jẹ́ kí memory wà ní ìtọ́jú dáadáa. Nǹkan tí àwòrán dá fún ni yẹn, mo dẹ̀ fẹ́ràn kí n máa yá gbogbo àwọn ọmọ mi báyìí, àwòrán wọn lórí fóònù mi ó pọ̀ lọ́pọ̀lọpọ̀, àti tèmi o, àtàwọn ọkọ ọkọ mi náà ó pọ̀ lọ́pọ̀lọpọ̀.

Ó ti ṣe díẹ̀ tí mo rin ìrìnàjò fún iṣẹ́ kẹ́yìn, ó ti tó bi ọdún méjì sẹ́yìn. Ibi iṣẹ́ mi jẹ́ ibi tó kí n sábà rányàn ní ìrìnàjò fún iṣẹ́ àbí tí ìwọ fún rẹ̀ bá fẹ́ sanwó ara ẹ̀, wọ́n ò kí ń fẹ́ fowó rányàn lọ ṣe nǹkan kan. Ìwọ fúnra ẹ ló gbọ́dọ̀ rán ra ẹ̀ ní ìrìnàjò fún iṣẹ́ náà. Ó ti tó ọdún méjì sẹ́yìn tí mo ṣe yẹn kẹ́yìn.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí Àgọ́ rí láti lọ wo èèyàn tí ọlọ́pàá mú. Sẹ́yín àkọ́, mo lọ síbẹ̀, mo lọ wo bí a mo le ran ẹni náà lọ́wọ́. Ṣùgbọ́n mo, mo mu lọ pẹ̀lú agbẹjọ́rò náà kó ba lè ran ẹni náà lọ́wọ́, kó ba lè bọ́ nínú wàhálà tó dojú kọ. Mo ti lọ sí Àgọ́ rí láti lọ wo èèyàn náà.

Ó pẹ́ tí mo ti ní àlá burúkú. Mi ò tẹ̀gbàdúrà kí n ní àlá burúkú torí alá ngbà mí, a! Ó máa ń bá èèyàn lẹ́rù. Kì í ṣe nǹkan tí o lè fúnrẹ́ yí padà tó bá kín ṣe pẹ̀lú àdúrà. Mi ò gbàdúrà kí n tiẹ́ lá alá a burúkú nígbà kankan. Aládada ni kí n mọ lá. Tin bá dẹ̀ tíjí, màá gbàdúrà sí Olohun kọ́lọhun mú wá ṣi imusẹ ṣùgbọ́n kí ì ṣe àlá burúkú. Mi ò fẹ́ lá là burúkú. Rárá, rárá, mi ò fẹ́ lá alà burúkú. Mi ò kín lá alà burúkú o.

Àkókò pẹ̀lú ẹbí mi bí mo ṣe máa ń lò ni tí a bá ti jọ wapọ̀, ìyẹn ní ìparí ọ̀sẹ̀, a máa kórawọ́ jọ, a máa ṣeré, mo máa dáná fún wọn, inú wọn á dùn. Màá bá àwọn ọmọ mi ṣeré, inú wọn á dùn. Táwọn ọmọ mi fẹ́ràn eré ipa, wọ́n fẹ́ràn eré ṣíṣe gan. Inú wọn máa ń dùn tí n bá bá wọn ṣeré. Baṣe máa ń ní àkójọ niyẹn. Bàbá wọn náà gbogbo wa, a máa kórawọ́ pọ̀, a máa ṣeré.

Aago mẹ́jọ òwúrọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí lára àárọ̀ ní láti ọjọ́ ajé di ọjọ́ ẹtì. Wọ́n òdẹ̀ máa ń palẹ̀ mọ́ ní aago mẹ́rin ìrọ̀lẹ́ àbí aago mẹ́rin ọ̀sán. Aago méje àbí aago mẹ́jọ ni wọ́n máa ń ṣí l'òwúrọ̀.

Àkókò ọdún Kérésìmesì òun ni mo fẹ́ràn jù nínú ọdún, nítorí ọdún náà àwọn èèyàn máa ń kórajọ, a máa ń rẹ ẹ̀bùn fún ara wa, a máa ń gba ẹ̀bùn, a máa ń pín ẹ̀bùn, a máa dáná, a máa fún àwọn èèyàn tí wọ́n kì í ṣe ẹlẹ́ṣin ìgbàgbọ́, a máa pín fún, a máa fi ìfẹ́ hàn sí gbogbo èèyàn àti ọ̀rẹ́, tára alẹ́, àtẹ bí, àtọ̀rẹ àwọn tó wà nílùú jíjìn gbogbo wọn máa padà wá sílé, a máa ríra wa, a máa bára wa ṣeré, a máa bá ara wa yọ. Àkókò ọdún Kérésì òun ni mo fẹ́ràn jù nínú ọdún.

Rárá mi ò ní ètò ààbò kọ̀m̀pútà, mi ò ní rárá. Mo ní kọ̀m̀pútà ṣùgbọ́n mi ò ní ètò ààbò fún un. Mo believe pé ètò ààbò té ẹ tú mọ̀, ó tú mọ̀ sí bó yá bí insurance fún kọ̀m̀pútà mi, mi ò ní irú ẹ̀ rárá.

Mi ò fẹ́ràn láti máa jiyan pẹ̀lú èèyàn kankan fún ìdí kankan. Torí jíjiyan máa ń mú ìjà wá. Mi ò dè fẹ́ ran e Rárá kí ma bá ń eyàn jiyan, ó máa jẹ́ kí ìjà, kí èdè-áiyedè kó wà láàárín àwọn èèyàn. Mi ò nífẹ̀ẹ́ síi rárá. Mo fẹ́ràn ká sọ̀rọ̀ dédé ká dẹ̀ parí ẹ̀ síbẹ̀.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti kékeré. Bọ́ ṣe bí mi nìyẹn, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ṣùgbọ́n nígbà mí, mo máa ń gbìyànjú láti lo ọwọ́ òsì o. Ó ya, ọwọ́ ọ̀tún mi mo fi ń ṣe nǹkan lọ́wọ́. Mo lè máa fi ọwọ́ òsì ṣe nǹkan mìíràn náà. Ṣùgbọ́n tí n bá lo ọwọ́ òsì, kò kín dàbí ọwọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Òun lọ bí mi mọ́. Tí mo máa ń lò dáadáa, mo máa fi ń jẹun, mo máa fi ń kọ nǹkan, mo máa fi ń mu omi, mo máa fi ń fọyín, mo máa fi ń wẹ̀. Oríṣiríṣi nǹkan ni mo máa fi ń ṣe.

Tí a bá ti ń ṣe ìpàdé níbi iṣẹ́, tí ọ̀gá mi bá ti bèrè pé ta ló ní èrò tuntun, ìgbà yẹn ni mo máa nawọ́ súkẹ́, tí máa dẹ̀ dàba èrò tuntun tí mo ní. Láàárín àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ mi tajọ wa ní ìpàdé náà. Ìgbà yẹn ni mo máa ń mú èrò tuntun wá ní ibi iṣẹ́.

Rárá, mi ò mọ ba ṣe ń pẹja, ṣùgbọ́n mo, mo máa ń wò ó lórí amóhùnmáwòrán, ṣùgbọ́n mi ò really mọ bí a ṣe ń pẹja. Mo kan máa ń gbọ́ pé wọ́n máa ní wọ́n máa ń ju ọ̀wọ́n sínú odò, wọ́n á fi ekòló sí i, iye oúnjẹ tí ẹja náà lè fẹ́nu mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n mi ò mọ̀ nípa bá ṣe ń pẹja.

Rárá, mi ò wọ aṣọ àkayòrí níbi iṣẹ́ mi nítorí ibi iṣẹ́ tí mò ń ṣe kìí ṣe iṣẹ́ tí wọ́n máa lọ kọ́ iṣẹ́. Àwọn tó ń kọ́ iṣẹ́ bí iṣẹ́ aránṣọ, ẹ, àwọn iṣẹ́ yẹn ló lè máa ṣe, ló máa wọ aṣọ àkayòrí. Ṣùgbọ́n iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ olùkọ́ ni mò ń ṣe. Mo máa ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ìwé kíkà, ìmọ̀ ìwé kíkà àti ìṣe kíkọ. Mi ò kí ń ṣe iṣẹ́ tó jẹ́ pé a máa wọ aṣọ àkayòrí.

Bí mo ṣe ń múra sílẹ̀ pẹ̀lú ìpàdé pẹ̀lú oníbàárà, màá ti rí i dájú pé àwọn nǹkan tí oníbàárà yẹn ma fẹ́, mo ṣètò ẹ̀ sílẹ̀. Àwọn ìbéèrè tí mo mọ̀ pé wọ́n máa fẹ́ bèèrè èmi fúnra mi, màá ti wá ọ̀rọ̀ sílẹ̀ tí màá mọ̀ pé tó bá bèèrè ọ̀rọ̀ báyìí, ọ̀rọ̀ báyìí náà ni màá fi dá wọn lóhun. Yàtọ̀ sí yẹn náà, màá ti, màá múra dáadáa, màá fi ẹ̀rin àti ọ̀yàyà, màá fi pàdé wọn tí wọ́n bá wá.